Gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀, mi ò ní iṣẹ́ témi máa ń lọ. Mi ò ní iṣẹ́ tí mo máa ń lọ. Ṣùgbọ́n mo lè, mo lè sọ nípa tí eléyìí tẹ́ fún mi. Mi ò ní iṣẹ́ ẹlẹ́yii témi máa ń lọ. Bo ṣe má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ara iṣẹ́ ni wípé, ah, kí ẹ̀yin ò ní, ah, kí ẹ̀yán ní lọ́kàn pé àwọn tó ń, tó jọ ń ṣiṣẹ́ ọ̀rẹ́ lọ ń jẹ́ síi, ọ̀rẹ́ lọ ń jẹ́ síi. Ẹ̀yàn kí, ẹ̀yàn kí bá ẹ̀yàn jà. Gbogbo ẹ̀yàn tí ẹ̀yàn bá ń ṣiṣẹ́, ọ̀rẹ́ lọ jẹ́ síra wọn, ọ̀rẹ́ lọ jẹ́ síra wọn. Ọ̀rẹ́ ẹni lè ṣe ìrànlọ́wọ́ sí ẹ̀yàn, ọ̀rẹ́ ẹni lè ṣe ìrànlọ́wọ́ sí ẹ̀yàn. Nítorí ẹ ní pé kò dá kí ẹ̀yàn máa bá àwọn ẹ̀yàn jà. A lè ṣe ìrànlọ́wọ́ sí ara wa. Ko tiẹ̀ dá kí èyán máa bá àwọn ẹ̀yàn jà rárárá.

Ẹ ń bèèrè pé báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró. Ìgbà mí bátìrì fóònù mi, ah, fóònù méjì mo ń lo. Bátìrì fóònù i kan tí mò ń lo, ó máa ń lo, ó lè lo, ah, wákàtí, ó lè lo wákàtí, ah, mẹ́fà sí méje. Bí mo ṣe ń tẹ̀ ẹ́, ó lè lo wákàtí mẹ́fà sí méje. Fóònù ikeji mi kò lè lo wákàtí kan. Tí o bá jẹ́ pé, ah, o, mo, mo, mo, mo charge e dáadáa, tí bá jẹ́ kí mo charge e dáadáa, ó lè lo, ah, ó lè lo ìṣẹ́jú, ah, ìṣẹ́jú, àwọn ìṣẹ́jú, ó lè lo ìṣẹ́jú díẹ̀, a dẹ́kù. Nítorí pé bí wọ́n ṣe ṣẹ́, tí ẹyan o bá tí ń lò, tí ẹni bá tí ń lò, a máa máa, a máa máa tètè máa jẹná. Fóònù ikeji tí èmi ń lò, ó lè lo wákàtí mẹ́fà sí méje. Ó lè lo wákàtí mẹ́fà sí méje. Òun gan mo fẹ́ fẹ́ràn ju nítorí pé bátìrì ẹ, ó, wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa.

Ah, mo tẹ̀ rò pé ẹ fẹ́ bèèrè pé ṣé mo ní àwòrán rara? Ah, mi ò ní àwòrán, mi ò ní àwòrán. Ibi tí mò ń gbé, mi ò ní àwòrán. Mi ò ní rara, tẹ́lẹ̀ mo ní. Ibi tí mò ń gbé tẹ́lẹ̀, mo ní, mo ní àwòrán lára ògiri. Àwọn àwòrán tó jẹ́ pé mo ṣe fún ara mi nítorí pé iṣẹ́ mi nìyẹn. Mo máa ń ṣe àwòrán fún àwọn èèyàn. Ẹnikan gan ló jẹ́ kí màá, jẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ẹn. Nítorí pé kò sí ẹnìkan kan tó kọ̀ mí. Ah, ah, ah, mo máa ń yà àwòrán gan. Mo máa ń yà àwòrán. Ó jẹ́, ó jẹ́ lára àwọn iṣẹ́ tí mò ń ṣe. Mo máa ń yà àwòrán. Kò sí ẹnìkan tó kọ̀ mí. Mo máa ń yà àwòrán gan. Ah, mo ṣe fẹ́ ẹnìkan ó dà ẹ́ fẹ́ràn ẹ̀ gan, ó fẹ́ràn ẹ̀ gan. Ah, nítorí ìdí èyí, èmi náà ló wọ́n ṣe. Mo lọ ṣe àwòrán kan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan. Àwọn kan, àwọn kan tí mo bá pàdé gan, wọ́n ní pé wọ́n fẹ́ rà. Wọ́n fẹ́ rà lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n fẹ́ rà lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n àwọn owó tó ń fún mi yẹn pé wọ́n fẹ́ rà, mi ò, mi ò, mi ò fẹ́ tà fún àwọn òun yẹn. Ìfá wọn mii fẹ́ tà. Kẹ́ẹ̀ní, kẹ́ẹ̀ní kan ní pé nǹkan tí mo ṣe fún, ah, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún méjì. Kẹ́ẹ̀ní kan ní pé, ah, òun fẹ́ rà ní, ah, ẹgbẹ̀rún márùn-ún sí mẹ́fà. Ah, torí ẹ mii fẹ́, torí ẹ̀mi gan òun, mo, mi ò, mi ò ṣe mọ́. Torí ẹ̀ mi ò ṣi ṣe mọ́. Bawo mk ṣe máa rí èrè, eh, ẹgbẹ̀rún mẹ́ta máa ma rí èrè ẹgbẹ̀rún mẹ́rin sí nǹkan tí mo fi wàala sẹ. Kò, kò mọ gbọn da ni. Wọ́n fẹ́ràn ẹ̀, wọ́n fẹ́ràn ẹ̀. Wọ́n ní pé, ah, bí mo ṣe ṣé, wọ́n fẹ́ràn ẹ̀ gan. Wọ́n fẹ́ràn, wọ́n fẹ́ràn bí mo ṣe ṣé. A ò dẹ ni pé, ah, mo lè máa máa ṣe sí, mo lè máa mú wá. Wàhálà, wàhálà, wàhálà, wàhálà pọ́n bẹ́ẹ̀. Torí ẹ mo ṣe dawọ duro láti màmá ṣí. Wàhálà pọ́n bẹ́ẹ̀.

Ah, ẹ̀ ń béèrè pé ṣe mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ tí mo sábà máa ń lò láti máa fi ṣe nǹkan ni ọwọ́ ọ̀tún. Mi ò, mi ò mọ̀ bó ṣe ń lo ọwọ́ òsì. Mo ní, mo ní àwọn kan, àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé ọwọ́ òsì ló ń fẹ́ràn láti máa fi ṣe nǹkan. Wọ́n ti wa, wọ́n ti ń lò, wọ́n ti ń lò tí pẹ́, wọ́n ti ń lò tí pẹ́. Wọ́n ti ẹ lè, wọ́n lè lo ọwọ́ ọ̀tún. Àwọn mìí gan, wọ́n máa ń fi ọwọ́ òsì, wọ́n máa ń fi ń ko ńnkàn. Wọ́n máa ń fi ń ko ńnkàn ní ilé ìwé. Wọ́n máa ń fi ọwọ́ òsì, wọ́n máa ń fi ko nnkàn ní ilé ìwé. Ṣùgbọ́n ti èmi o, ọwọ́, ọwọ́ ọ̀tún mo máa ń fi ń ko ńnkàn. Ọwọ́ ọ̀tún gan mo máa ń fi ṣe nǹkan jù. Ọwọ́ ọ̀tún mo máa ń fi ṣe nǹkan jù. Mi ò kí ń lo ọwọ́ òsì láti fi ṣe nǹkan, láti fi gbé nǹkan jù, láti fi ṣe nǹkan mi ò kí ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún mo máa ń lò jù.

Ẹ ń bèèrè pé níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Tí èmi bá sì ti ń jáde, ó ní ibìkan tí mo máa ń fi sí, nítorí pé, à, ọ̀rẹ́ tí a jọ ń gbé lé, ó lè wá sí ibi, ó lè wá sílé ní gbogbo ìgbà tó bá wù. Ó lè wọlé ní gbogbo ìgbà tó bá wùú. Ó ti mọ ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí. A kàn lọ síbe a dẹ̀ mú kọ́kọ́rọ́, a dẹ̀ wọlé ní gbogbo ìgbà tó bá wù. Mi lè dá dúró pé kó má wọlé. A lọ síbe a mú kọ́kọ́rọ́, a dẹ̀ wọlé, a dẹ̀ ṣe nǹkan tó bá fẹ́ ṣe, a dẹ̀ padà lọ síbi tó ń lọ. A dẹ̀, mo máa ń, mo máa ń maa mọ fi kọ́kọ́rọ́ mi sí ibi tó yẹ kí n fi sí. Ko máma jẹ́ pé mò ń ni lára tó, kó, kó lè wọlé.

Kí má pa'rọ́ o, kí mi ò ṣerí o, mi ò ṣerí. Gẹ́gẹ́ bi mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò rìn, mi ò rìnrìn àjò iṣẹ́ rí, mi ò lọ síbi iṣẹ́, mi ò lọga tí mo bá ń ṣi, tí mo bá ṣiṣẹ́ mi ò lọ ga tí mo bá ṣiṣẹ́. Mi ò mọ́, mi ò lọ ga. Mo máa ń ṣiṣẹ́ tèmi fúnra mi ni, mo láwọn nǹkan kékeré kékeré kan tèmi ń ṣe. Mi ò lọ ga, mi ò lọ, mi ò lé àwọn èèyàn níbi iṣẹ́, mi ò lọ ga. Ó láwọn nǹkan tí mo máa ń dá ṣe fúnra mi. Ó láwọn nǹkan tó jẹ́ pé ó ní ìwúlò ọ̀rẹ́, ó ní ìwúlò àwọn èèyàn mi tó jẹ́ pé wọ́n mọ̀ nípa iṣẹ́ yẹn. Mi ò lọ ga, mi ò kí ń lọ síbi iṣẹ́. Àbí, àti pé ó ti pẹ́ tí mo ti ṣe àwọn iṣẹ́ kéékèèké tó jẹ́ pé èèyàn, èèyàn, èèyàn ní ìwúlò owó kíákíá. Àwọn iṣẹ́ kéékèèké tó jẹ́ pé bí àwọn, bí àwọn ilé iṣẹ́ ńlá ńlá tó jẹ́ pé èèyàn ní ìwúlò owó yẹn ni kíákíá. Totií jẹ́ pé owó tọ ń san gan kò fi bẹ́ẹ̀ dára. Ṣùgbọ́n èèyàn, èèyàn, èèyàn ní iṣẹ́ mi la ti ṣe nígbà yẹn. Torí ẹ mo ṣe ń ṣe.

Ẹ ń béèrè pé ṣé mo máa ń fi tùràrí. Èmi ò kí ń fi tùràrí, mi ò kí ń fi tùràrí. Ah, ilé, ìdílé tè mi, tè mi ti wá mi, wọ̀n ǹkan, wọn ò kí ń kọ́ wa, wọn ò kí ń kọ́ wa ní àwọn nǹkan bẹ́yẹ̀n, nítorí pé kò da, kò da. Ín kan èṣù ni. Kí èèyàn máa fi tùràrí kò da. Íń kan ẹ̀ṣù ni, ín kan ẹ̀ṣù wọn ò kí ń kọ́ wa. Wọ́n ń kọ́ wa pé ká máa máa gbàdúrà. Bá ti ń kojú, kojú bọ àwọn, àwọn nǹkan tó jẹ́ pé, ah, tó jẹ́ pé à fẹ́ràn nǹkan tó ń fa ìdènà, nǹkan tó ń fa àìlera fún wa. Wọ́n máa ń sọ fún wa pé ká máa máa gbàdúrà síi, ká máa máa le lọ sí ilé ìjọsìn, ká máa máa gbàdúrà. Nítorí pé àdúrà ló lè ṣe ohun gbogbo, àdúrà ló lè ṣe ohun gbogbo. Àdúrà ni gbogbo nǹkan ní láyé. Àdúrà ló lè ṣe ohun gbogbo ní láyé.

Ẹ ń béèrè pé nígbà wo ni mo máa ń fọṣọ. Mo máa ń fọṣọ ọjọ́ tó bá wù mí ni, ọjọ́ tó bá wù mí mo máa ń fọṣọ. Ṣùgbọ́n, à, ìgbà yẹn, ó ní à, ó ní àwọn ọjọ́ tó temi máa ń fọṣọ. Mo máa ń fọṣọ lọ́jọ́ ẹtì àbí ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọṣọ. Mi ò kí ń fọṣọ lọ́sẹ̀. Ṣùgbọ́n mo máa ń fọṣọ lọ́jọ́ ẹtì tàbí ọjọ́, ọjọ́ àbámẹ́ta ni èmi máa ń fọṣọ tẹ̀mi nígbà ẹ́n. Àháà, ṣùgbọ́n ìsìn yi, mo máa ń fọṣọ lọ́jọ́ tó bá wùn mí. Mo lè fọṣọ lọ́jọ́ àìkú, mo lọ, mo lè fọṣọ lọ́jọ́ ajé, mo lè fọṣọ lọ́jọ́ ìṣẹ́gun. Ah, ọjọ́ tó bá wùnmí, lèmi máa ń fọṣọ.

Ẹ ń béèrè pé ṣe mo máa ń rìn ní àlàáfíà? Ṣe mo máa ń rìn ní àlàáfíà? Mo láàlàáfíà, èmi máa ń rìn ní àlàáfíà nítorí pé mo láàlàáfíà. Mo máa ń sọ kíni pé tó bá jẹ́ pé mo ní àwọn àìlera kan tí mò ń kojúbọ́, nǹkan tí èmi máa n ṣe ni wípé màá gbàdúrà tí n bá ti fi gbogbo ẹ̀ ṣọ́ lọ́hun tí n bá ti gbàdúrà, kò bá jẹ́ orí fífọ́, kò bá jẹ́ ara ríro, wọ́n máa lọ. Mi ò kí ń lò òogùn. Nítorí ìdí èyí, mi ò, mo ní àlàáfíà. Ó dẹ̀ da mi lójú, mo lè sọ ní gbogbo ìgbà, mo láàlàáfíà. Ó dẹ̀ da mi lójú gan. Àdúrà ó jẹ́, kọ́kọ́rọ́ ohun gbogbo. Sùgbọ́n àwọn èèyàn ò mọ̀. Wọ́n máa ń rò pé tó n bá lo òogùn, kíni yi màá lọ. Kíni bá yi máa lọ tó n bá lo òogùn. Kí wọ́n, kò le, kò le, kò le, kò le dúró títí ayé. Wọn á sì máa ma lọ lọ. Wọn ò mọ̀ pé àdúrà lè ṣe ohun gbogbo. Àdúrà lè mú orí fífọ́ kúrò. Àdúrà lè mú àìsàn, ó lè mú àìsàn kúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

À ń bèèrè pé báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Bí mo ṣe máa ń tọrọ àforíjì lọ́wọ́, à, adá mi, ẹni tó dá mi, ẹlẹ́dàá mi tó dá mi. Bí n bá ti jí láàárọ̀ kùtùkùtù, mà á gbàdúrà síi, mà á tọrọ àforíjì. Ìgbà mìíràn mo lè kúnlẹ̀, ìgbà mìíràn mo lè, mo lè, à, mo lè máa gbàdúrà ọwọ́ méjèèjì lókè. Bí eyan ṣe máa ń tọrọ àforíjì, à, níyen bí eyan se máa ń tọrọ àforíjì. Ti mo bá ti ń gbàdúrà, ti mo bá ti ń gbàdúrà, bí eyan ṣe máa ń tọrọ àforíjì níyen mo lè kúnlẹ̀. Ó lè jẹ́ pé ni ilé ìjọsìn, ti won bá ti ń gbàdúrà, mo lè kúnlẹ̀, mo lè kúnlẹ̀, mo lè fa ọ, mo lè fa ọwọ́ méjèèjì sókè. Bí emi ṣe máa ń tọrọ àforíjì níyen lọ́wọ́ Olúwa.

Ẹ ń béèrè pé ṣé mo ní ètò ààbò kọ̀ǹpútà? Ah, tó bá jẹ́ pé ah mo le rí yẹn, n bá gbà mú. Èmi ní tèmi sìn ọ, mi ò ní ètò ààbò kọ̀ǹpútà, mi ò ní kọ̀ǹpútà gan. Mi ò ní laptop, mi ò ní laptop, mi ò ní kọ̀ǹpútà. Ah, nǹkan temi lò níìsín ni àwọn fóònù mi ni mò ń lò. Fóònù mi ni mò ń lò, fóònù tí mo lò ni mò ń lò. Ǹkan témi lò ni yẹn. Àmọ́ mi ò ní ètò ààbò kọ̀ǹpútà, mi ò ní kọ̀ǹpútà gan, mi ò ní laptop gán. Ṣùgbọ́n tẹ̀yan bá rà fún mi, màá gbà á mú, màá dúpẹ́ ọrẹ, màá gbà tẹ̀yan bá rà fún mi. Àmọ́ níìsín, mi ò ní ètò ààbò kọ̀ǹpútà, mi ò ní kọ̀ǹpútà gan, mi ò ní laptop. Laptop náà ní kọ̀ǹpútà. Laptop iṣẹ́ kan náà lọ́ ń ṣe.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi ilé ìkàwé, á tó bí ọ̀sẹ̀ tó kọjá. Nítorí pé, àwọn holiday ti won fún wa, kò ju ọ̀sẹ̀ bí mẹ́ta, ẹ ma bi nu. Á tó bí oṣù tó kọjá. Nítorí pé àwọn holiday tó ń fún wa kò ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ, sì mẹ́rin lọ. Àwọn ọ̀sẹ̀ táwọn èèyàn ń lọ nílé níyẹn, àwọn mì gan wọn ti ń padà wá sí ilé ìwé, kò ń ṣe púpọ̀ nínú wọn. Ó kàn jẹ́ díẹ̀ nínú wọn, kò ń ṣe púpọ̀ nínú wọn, Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé, oṣù tó kọjá mo kẹ́yìn lọ sí ilé ìwé.

Ẹ n bèrè lọ́wọ mi pé nígbà wo ni mo máa ra ẹ̀rọ ará yabi-- ayárábiàsà tuntun. Màá túnsọ́. Ẹ n bèrè lọ́wọ mi pé nígbà wo ni mo máa ra ẹ̀rọ ayárábiàsà tuntun. Ah, máa fẹ́ràn láti ra ẹ̀rọ ayárábiàsà tuntun ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí ní oṣù tó ń bọ̀. Maa fẹ́ràn láti rà nítorí pé, ah, eléyi tí mò ń lò ń sí, ó ń fún mi ní àwọn ìṣòro kọ̀ọ̀kan tí mi ò fẹ́ràn sí. Tí ó bá jẹ́ pé ẹyin gan lè máa bá mi rà, e n bá dúpẹ́. Tí ó bá jẹ́ pé ọ̀rẹ́ mi ló máa bá mi rà, ì bá dúpẹ́. Inú mi ò bá dùn gan nítorí pé eléyi tí mò ń lò, ó ń fún mi láwọn ìdíwọ́ kọ̀ọ̀kan tí mi ò fẹ́ràn. Ó ń fún mi láwọn ìṣòro kọ̀ọ̀kan tí mi ò fẹ́ràn. Kò bá dára tí ó bá jẹ́ pé ẹnìkan ń bá mi rà pé ó fún mi pé mo fún ẹ bí i ẹbùn.

Hmm, ẹ ṣé fún ìbéèrè. Oṣù keje ni o, oṣù keje ni o, oṣù keje, oṣù keje ni o. Oṣi, oṣi, oṣù keje, oṣù keje. Ṣé ẹ ní nǹkan tí ẹ fẹ́ fún mi? Àbí ẹ ní nǹkan tí ẹ fẹ́ ṣe fún mi? Oṣù, oṣù keje.

Kí má pùrọ̀, ìyàtọ̀ wà nínú òṣìṣẹ́ tuntun, ìyàtọ̀ wà nínú wà. Ó lè jẹ́ pé ọjọ́ tó ń dé ibi iṣẹ́ ọ̀ná ọ máa ń dẹ̀mú, púpọ̀ nínú ọ máa ń dẹ̀mú, púpọ̀ nínú ọ máa ń dẹ̀mú. Tí ẹ̀nìyàn bá kọ́kọ́ dé ẹ̀ bí tí òdè rí àbí ó bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tí ò bẹ̀rẹ̀ iṣẹ́ rí, níbi tí ò ṣiṣẹ́ rí, ó ìyàtọ̀ máa ń wà. Ó máa ń rí i dájú pé ó ń ṣe nǹkan létòlétò. Sùgbọ́n tí ó bá ti ń pẹ́mbẹ́, àwọn ìwà ẹ̀ màa máa yàtọ̀ sí, àwọn máa yàtọ̀ sí. À máa ṣe ǹkan, ó lè máa ṣe nǹkan tí ọ̀gá ilé iṣẹ́ tí ò fẹ́ràn tàbí àwọn òṣìṣẹ́ tó ti pẹ́mpẹ́ tí wọ́n ò fẹ́ràn tó máa ń bí wọn nínú, nǹkan tí wọ́n ò fẹ́ràn, nǹkan tó máa ń bí wọn nínú. Ó lè máa máa ṣe. Ó lẹ́ pé wọ́n lè, wọ́n lè máa máa kórira ẹ̀, àbí wọ́n lè máa máa kórira ìwà ẹ̀.

Emi ò fẹ́ràn ẹjọ́, mi ò fẹ́ràn ẹjọ́. Kẹ́ẹ́ni kan máa sọ̀ mí lẹnu, mi ò fẹ́ràn ẹjọ́. Mi ò fẹ́ràn láti máa máa jó, mi ò fẹ́ràn ijo. Ǹkan tó bá ti di wípé àá o ní ìwúlò ijó mi ò fẹ́ràn ẹ́ rara. Mi di-- mi ò dẹ̀ fẹ́ràn kẹ́ẹ́ni kan á máa tímí sí jó. Ó yá jó jó jó fún wa, jó fún wa, mi ò fẹ́ràn ẹ́. O máa ń bí mi nínú, O máa ń bí mi nínú. Mo lọ-- mo láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé wọ́n mọ jó jó jó. Wọ́n dẹ̀ máa ń tímí sí inú jó pé kemi jó fún wọn, kí n jó, kí n jó. Ó yá jó jó jó fún wa, jó fún wa, mi ò fẹ́ràn ẹ́. Ǹkan tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa ṣe, mo, mo, mo kórìíra kí èèyàn máa tímí sí, o máa ń bí mi nínú gan. Ah wọ́n máa-- ikọjá, ó dá, kó dà, ikọjá aye ni.

Ẹ ń béèrè pé àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù, àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù. Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni mo fẹ́ràn ọ̀sán, mo sì fẹ́ràn alẹ́ àbí ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ọ̀sán bí i, bí i ago mẹ́rin sí ago mẹ́fà ìrọ̀lẹ́ mo fẹ́ràn jù nínú àwọn àkókò tani. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àárọ̀ bẹ̀e yen. Ṣùgbọ́n tó bá díń dí wípé mo níwù, mo ní wùlò iná lórí fóònù mi, mo ò lè fẹ́ràn ọjọ́ àárọ̀ fún un. Nítorí pé t'orun bá, t'orun bá bẹ̀rẹ̀ sì máa ń ran wá, a ó máa ni mí lára. Máa ní ibi tí mò ń, tí, bá ní ibi tí mò ń fi iná sínú fóònù mi. Ṣùgbọ́n àkókò tí mo fẹ́ràn jù ni ọ̀sán, ọ̀sán, àkókò ọ̀sán àti àkókò ìrọ̀lẹ́ mo fẹ́ràn jù lọ́jọ̀.

Kí má paro o mo ní ìpara nílé, ṣùgbọ́n mi ò kí ń fi ìpara sára bẹ́yen náà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe, mi ò kí ń lo ìpara bẹ́yen náà. Nítorí pé, ah, nǹkan tí mi ò, kò mọ̀ mi lára, mi ò kí ń sábà máa ń ṣe bẹ́yen náà. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lo ìpara. Ìpara tí èmi lò gan, ó sì pọ̀ bí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà ni. Nǹkan tí, nǹkan tí mo ti rà lóṣù tó kọjá, bí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà ni. Ó sì pọ̀ dáadáa, ó sì pọ̀ bí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà ni. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lo ìpara, mi ò kí ń, mi ò kí ń sábà máa ń lo ìpara bẹ́yen Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lò. Nítorí pé kò mọ̀ mi lára láti máa lo ìpara. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń lò. Nítorí ẹ ni wípé ó ṣì pọ̀, ó sì pọ̀ nínú ike re.

Ẹ ń béèrè lọ wọ, mi sé mo mọ̀ a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Èmi mọ̀ bó ṣe máa ń ṣe o. Tí ó bá jẹ́ pé, à, ibi tí èmi ń lọ, ó sì na sẹ̀ díẹ̀, mo máa ń ṣe dáadáa, mo máa ń ṣe dáadáa. Ìgbà tí èmi ń bọ̀ nílẹ̀ yìí, mo sì ṣe dáadáa. À, á tó, ò, ọdún tó kẹ́yìn, à, no, à, à, rárá, á tó ọdún yìí, ọdún yìí, ìbẹ̀rẹ̀ ọdún yìí mo ṣe. Ìgbà tí mò ń bọ̀ nílẹ̀ mo ṣe. Mo sì dá ọkọ̀ dúró ń dojúkojú, mo sì dá ọkọ̀ dúró. Ọkọ̀ tí, ọkọ̀ tí mo gbé wá láti, à, láti ọ̀hun dé ibí, mo sì dáa dúró, mo sì dáa dúró, mo sì dáa dúró. Jesus máa ráká yá.

Ah! Ìbéèrè yìí ó mú mi rẹ́rìn. Ẹ n béèrè pé ṣe mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Dáadáa, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Kódà ní gbogbo ìgbà, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ìgbà kí ìgbà tó bá wù mí, tó bá jẹ́ pé nǹkan tí emi ń ṣe, ìwé tí emi ń kọ yẹ pẹ̀lú ọwọ́, mo ní ìwúlò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ó lè jẹ́ pé mò ń kọ nǹkan fún ọ̀rẹ́ mi láti lè rí, ó lè jẹ́ pé mò ń kọ nǹkan fún àwọn èèyàn láti lè rí, ó lè jẹ́ pé mò ń kọ nǹkan lórí fóònù mi, ó lè jẹ́ pé lórí Facebook lórí fóònù mi, mò ń kọ nǹkan fún àwọn èèyàn. Mò ń kọ nǹkan fún ẹni kan, ó lè jẹ́ pé fún ọ̀rẹ́ àbí àwọn èèyàn tí mi ò mọ̀. Pé mò ń, mò ń wàásù ìyìnrere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹnkan tí emi fẹ́ jẹ́ kí ẹ mọ̀ ni pé mo máa ń kọ nǹkan pẹ̀lú ọwọ́ mi dáadáa.

Ẹ ń béèrè lọ́wọ́ mi pé ṣe mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Ẹ̀kọ̀kan ni mo máa ń wò. Ìgbà tí mo bá wà nílé gan, ẹ̀kọ̀kan ni mo máa ń wò. Mi ò kí ń sábà máa ń wo tẹlifíṣàn bẹ́yẹ̀n ná. Ẹ̀kọ̀kan ni mo máa ń wo tẹlifíṣàn. Àn, kí àwọn máa ń wo nǹkan lórí fóònù kan, ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe. Nítorí pé data ló máa ń lò. Ó dẹ̀ máa ń jẹ data gan. Ẹ̀kọ̀kan mo máa ń ṣe, kò ṣe ní gbogbo ìgbà. Ó lè jẹ́, e mẹ́rin, ọjọ́ mẹ́rin lọ́sẹ̀ ni mo máa ń ṣe. Àn ọjọ́ mẹ́rin òún ná, ó lè jẹ́ pé, àn, ẹ́ méjì lọ́jọ́ kan mo máa ń ṣe àbí ẹ́ kan gan lọ́jọ́ kan nítorí pé mo dáruko data, data ló máa ń lò. Torí ẹ́ ni mo ṣe máa ń wò bẹ́ẹ̀. Mo máa ń rí i dájú pé kò fi data mi ṣòfò, kò fi data mi ṣòfò. Torí ẹ́ mo ṣe máa ń wò bẹ́ẹ̀. À tí mo bá wà nílé gan, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ẹ̀kọ̀kan mo máa ń wo tẹlifíṣàn. Mi ò kí ń wo tẹlifíṣàn ní gbogbo ìgbà. Mi ò kí ń wo tẹlifíṣàn ní gbogbo ìgbà. Ẹ̀kọ̀kan mo máa ń wò.

E ń béèrè lọ́wọ́ mi pé, ṣe mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Ìbéèrè yìí ó ń mú ẹ̀rín wa, ṣùgbọ́n ìbéèrè gidi ni. Ṣe mo mọ bí a tú yín, bí a ti ń tún àwọn nǹkan ṣe? Màá tún sọ lẹ́ẹ̀kan sí i. Ṣe mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Mo mọ bó ṣe ń ṣe àwọn nǹkan. Ó lè jẹ́ pé, ah, ah, iná tá máa ń tàn ó bàjẹ́ nílé. Mo mọ bó ṣe ń tún àwọn nǹkan ṣe. Kò ń ṣúgbọ́n ná, ṣùgbọ́n mo mọ bó ṣe ń tún àwọn nǹkan ṣe. Kò dè ṣi eni kankan tó, tó kọ́ mi. Ah, àwọn nǹkan tó bàjẹ́ nílé, mo mọ bó ṣe ń tún ní, nítorí pé, ah, mo máa ń gbìyànjú láti rí pé ó ṣiṣẹ́ padà, láti rí pé mo tún ṣé pé ó ṣiṣẹ́ padà. Ǹkan tó máa ń, èrò tó máa ń wa lọ́kan mí nìyẹn. Kò ṣe pé ẹni kan kọ́ mi. Ẹni kankan ò kọ́ mi. Èmi àti àbúrò mi náà la jọ mọ̀ sí i. La mọ̀ bá ṣe ń tún àwọn nǹkan ṣe. Kò ṣe pé ẹni kankan, àwọn nǹkan wa. A mọ̀ bá ṣe ń tún gẹnẹrétọ̀ ṣe tí gẹnẹrétọ̀ wa bá bàjẹ́. A mọ̀ bá ṣe máa ń ṣe. Kò ṣe ẹni kankan tó, ìgbà yen tá a máa ń lo gẹnẹrétọ̀, kò ṣe ẹni kankan tó ń kọ́ wa. Ṣùgbọ́n a mọ̀ bó ṣe máa ń tún gẹnẹrétọ̀ ṣe.

Ẹ ń bèèrè lọwọ mi pé kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Màá tún ìbéèrè yẹn béèrè. Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú àwọn èrò ọ̀rọ̀ mi. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé kí n ṣá ri iṣẹ́ gidi ṣe. Iṣẹ́ tó bá, tó bá, tó máa jẹ́ pé iṣẹ́ ọwọ́ tèmi ni. Iṣẹ́ dáadáa, iṣẹ́ alárùbá, alárùbáríká. Iṣẹ́ tó máa mu owo wọlé owó gidi. Iṣẹ́ tó máa fà ọlá wọlé. Iṣẹ́ tó máa, tó máa mú mi bá àwọn èèyàn ńlá ńlá pàdé. Iṣẹ́ dáadáa, iṣẹ́ gidi lèmi ń béèrè fún iṣẹ́ gidi.

Ah! Dáadáa, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, mo ti ṣẹ́ rí dáadáa. Ó lè jẹ́ pé èèyàn tí mo bá ṣe, tí mo bá ṣe, tí mo bá ṣe iṣẹ́ yẹn, ó lè jẹ́ pé kò ní lọ́wọ́, kò ní owó gidi lọ́wọ́ láti lè san owó fún mi nítorí iṣẹ́ tí mo ṣe yẹn. Màá kọ̀ ọ́n fílẹ̀ fún un pé, "Màá lọ. Ẹ̀ ní, ẹ̀ ní wùlo láti san owó yẹn. Ẹ má lọ." Ó lè jẹ́ pé iṣẹ́ tí mo ṣe fun náà kò, kò, owó, owó ẹ̀ kò gara sọ ké bẹyẹn. Màá kọ́ni pé, Ẹ máa lọ. Ẹ̀ ní wùlo láti fun mi lówó, ẹ̀ máa lọ." Inú rẹ̀, inú, inú rẹ̀ á dùn, á, inú rẹ̀ á dùn. Ayọ̀ ló máa fi kúrò n bẹ́yẹ̀n. Mo tí ẹ̀ ti ṣe dáadáa fún àwọn èèyàn, mo ti ṣe dáadáa fún àwọn èèyàn. Mo ti ṣe àwọn iṣẹ́ ọ̀fẹ́ sẹ́yìn fún àwọn èèyàn dáadáa.

Ẹ ń béèrè pé ṣé mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Kí má purọ́ o ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń ṣe yen ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. À, ní o-oṣù tó kọjá sẹ́yìn, oṣù tó kọjá sẹ́yìn, oṣù bíi mélú-méjì tó kọjá sẹ́yìn, mo sì ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì ra nǹkan lórí Play Store, mó ra-mo ràwẹ́ lórí Play Store, mo ràwẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì. À, àwọn kíni mò ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò n ṣe ní gbogbo ìgbà, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo ràwẹ́ àwọn ìwé tó jẹ́ pé mi, mi ò sì rí pé mo fẹ́ kà, mi ò sì rí pé mo fẹ́ kà, mi ò lo, mi ò lo rí, mi ò, à, díẹ̀ nínú rẹ̀, díẹ̀ nínú, dí-díẹ̀ nínú rẹ̀ mo ṣí pé mo rí kà, pé mo kà. Díẹ̀ nínú ẹ̀, nínú rẹ̀ ni. Mi ò ṣi, mi ò, mi ò, mi ò kí ń sábà máa ń ṣi bẹ́yen pé mo fẹ́ kà.

Ẹ ń bẹ̀re lọwọ mi pé báwo ni mo ṣe máa ń dáàbòbo? Ààyè ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì? Ó ní bí mo ṣe máa ń ṣe, mo máa ń rí dájú pé àsìkò wà fún gbogbo ǹkan, kó ṣe ní gbogbo ìgbà ni ọ ma máa, ah, ni ọ ma máa wà lórí Íńtánẹ́ẹ̀tì, kó ṣe ní gbogbo ìgbà. Àsìkò wà ní fún gbogbo ǹkan kó ṣe ní gbogbo ìgbà màá wà lórí Íńtánẹ́ẹ̀tì, màá ma wo àwọn àwòrán ǹkan, má máa wò àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àsìkò wà fún gbogbo ǹkan ní tèmi, àsìkò wà fún gbogbo ǹkan. À, mo dẹ̀ ní àsìkò fún Íńtánẹ́ẹ̀tì láti máa wo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, láti máa wo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ lórí, lórí orílè èdè wa, láti máa wo àwọn ǹkan, àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé, orílè èdè gbogbo ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti máa lè wo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò n ṣe ní gbogbo ìgbà mo máa ń wo ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bẹ́yen gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Ẹ̀kọ̀kan mo máa ń ṣe, ẹ̀kọ̀kan tí mo bá ráyè láti máa ṣe, ẹ̀kọ̀kan mo máa ń ṣe.

Ẹ ń bèèrè pé, ṣe mo ní ẹranko ọ̀sìn? Ṣé o ní ẹranko ọ̀sìn? Ṣé o ní ẹranko ọ̀sìn? À, mi ò ní ẹranko ọ̀sìn o. Mi dẹ̀ mọ̀ pé mi ò mọ̀ bóyá wọ́n ń sin ẹranko nílé tí mo ti wá. Mi ò mọ̀. À, mi ò mọ̀. Ní ọdún tó kẹ́yìn, ní ọdún tó kọjá, wọ́n sì ń sin bí àdíyẹ nílé tí mo ti wá. Wọ́n sì ń sin bí àdíyẹ. À, kó tó dé pé ọdún lọ sókè, à, wọ́n àdíyẹ, àdíyẹ, àdíyẹ tó ń sin náà ló ń pa. Wọ́n pa bí mẹ́ta. Àdíyẹ tó ń sin náà ló ń pa. Àdíyẹ náà, àdíyẹ tó ń sin náà ló ń pa. Àdíyẹ tó ń sin náà ló ń pa. Ǹkan ò sí. Nàá ló ń pa fún ọdún Kérésìmesì tó kọjá. À, ǹkan tó ń, ǹkan tó ń sin náà ló ń pa.

Ẹ ń béèrè lọwọ mi pé ṣe ó máa ń wọ ìbòrùn láìse obìnrin, màá tún sọ sé o máa ń wọ ìbòrùn obìnrin nìkan ló máa ń wọ ìbòrùn. Wọn a wọ ìbòrùn sórí, wọ́n a fi, wọ́n a fi, wọ́n a ṣà wọ̀ sórí, wọ́n ṣà máa ń wọ ìbòrùn sórí. Obìnrin nìkan ló máa ń lo ìbòrùn, ọkùnrin ò kí ń sábà máa ń lo ìbòrùn bẹyẹn náà. Ọkùnrin ò kí ń sábà máa ń lo ìbòrùn. Ṣùgbọ́n mí ó kí ń wọ ìbòrùn, mí ò kí ń wọ ìbòrùn. Ǹkan tèmi mọ̀ ni wípé obìnrin nìkan ló máa ń wọ ìbòrùn. Torí ẹ náà ni mo se jẹ́ ọkùnrin, ọkùnrin ò kí ń wọ ìbòrùn. Ǹkan tí èmi mọ̀ ni wípé obìnrin nìkan ló máa ń wọ ìbòrùn.

Ẹ ń béèrè lọ́wọ́ mi pé ṣe mo fẹ́ràn láti máa wà nínú oru? Èmi ò fẹ́ràn oru, ah! Oru ò dáa. Torí ẹ nan ni mo ṣe lọ ra fáànù, fáànù, ẹ̀rọ atẹgun, atẹgun fífẹ̀. Mi ni, mi ni, mi ní lè máa máa, mi ní lè máa máa, ma lè máa máa gba atẹgun, atẹgun sára. Mi ò like, mi ò fẹ́ràn oru, oru ò dáa, oru ò dáa. Ó máa ń jẹ́ kí ara run, ó máa ń jẹ́ kí èèyàn máa máa rùn bákan bákan. Ẹ̀yàn máa, ẹ̀yàn ṣáà máa maa bó mi sórí sàánì toru bá wà. Mo fẹ́ràn kí òjò máa rọ̀, kí gbogbo àyíká tutù, ju kí òru, kí òru máa máa mú. Ó ti e máa ń bí mi nínú gan, ó máa ń bí mi nínú gan. Oru ò dáa, oru ò dára kan kan.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò ní ibi iṣẹ́ tí mo máa ń lọ. Àmọ́ o máa dáhùn sí ìbéèrè yii wọ̀nyí. Ah, mo máa ń ṣe, mo máa ń ṣe ìgbéjáde mi ni ibi iṣẹ́ mo máa ń ṣe. Ah, èèyàn, èèyàn ní ìwúlò láti sọ̀rọ̀ nípa iṣẹ́ tó ń náà ń ṣe. Ẹ̀yàn lè ṣe ìgbéjáde ní gbogbo iṣẹ́ tó ń bá ń ṣe. Ó lè jẹ́ pé ó ń dánìkàn máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni èèyàn lè ṣe ìgbéjáde ní iṣẹ́ tó ń ṣe, èèyàn lè ṣe. Kódà ìgbéjáde ó dára kí èèyàn máa ṣe nítorí pé, ah, iṣẹ́ gbọ́dọ̀ máa lọ dédé, iṣẹ́ gbọ́dọ̀ máa lọ dédé, iṣẹ́ gbọ́dọ̀ máa lọ dáadáa. Láìsí ìgbéjáde, ah, iṣẹ́ ò lè lọ dáadáa, iṣẹ́ ò lè lọ dédé, iṣẹ́ ò lè máa máa lọ dáadáa, iṣẹ́ ò lè máa máa lọ dáadáa.

Ah, ìbéèrè yìí, ó mọ́ gọdá ni. Ó mọ́ gọdá ni gan. Mo kódà mo fẹ́ràn rẹ̀ gan. Ẹ ń béèrè pé, se o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Ah, ẹ̀kọ̀ kan mo máa ń ṣe, tó bá jẹ́ pé òtútù yẹn pọ̀, òtútù yẹn pọ̀ lápọ̀ púpọ̀ ju, mo máa ń ṣe. Tó bá jẹ́ pé oru, oru wà, mo máa ń bọ́ ṣọ ni, mo máa ń bọ́ gbogbo aṣọ ni tó bá jẹ́ pé oru wà. Àsìkò yìí sì n, oru, oru pọ̀, oru tì pọ̀ jù. Mo máa ń bọ́ gbogbo aṣọ, màá rí dájú pé gbogbo aṣọ mo bọ́, gbogbo aṣọ mo bọ́. Màá lè gbádùn, ah, òtútù díẹ̀ tí mo ń rí. A lè gbádùn ẹ̀. Ah, oru, oru lè ṣe eeyan léṣe. Oru lè ṣe ẹran léṣe. Toru bá ti pọ̀ jù, ó lè ṣe eeyan léṣe, ó lè máa máa jẹ́ kí abia gan máa máa jóná. Ó lè máa jẹ́ kí ara gan máa máa rùn. Torí ẹ́ la àwọn èèyàn máa ń, máa ń wọ balùwẹ̀ lọ da misára. Nítorí pé oru yẹn pọ̀, ó ti pọ̀ jù lápọ̀ jù, ó ti pọ̀ lápọ̀ jù. Asíka.

Ìbéèrè ọ̀ún náà ni, ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Màá tun sọ, ṣe o máa ń bínú nígbà tí o báa ń wà nínú ọkọ̀? Ẹ̀kọ̀kan ni mo máa ń bínú, tó bá jẹ́ pé ẹnìkan ṣe nǹkan tó sẹ́ mi. To bá jẹ́ pé ẹni kan ṣẹ̀ mí nínú ọkọ̀, mo máa ń bínú. Ṣùgbọ́n ẹ̀ẹkọ̀kan náà ni mo máa ń bínú. Mi kí ń sábà máa ń bínú bẹ́ẹ̀ yen náà. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni mo máa ń bínú. Ìbínú gan ò dá. Ìbínú lo máa ń fa èpè, ló máa ń fa nǹkan tí ò dá, ló máa ń fa ìjà. Ìbínú gan ò dá. Nítorí ẹ́ náà mo ṣe máa ń, ìgbà mí tí àwọn èèyàn bá ṣẹ̀ mí nínú ọkọ̀, mo máa ń wò ó ni. Mo máa ń wò ó ni, kí ṣe gbogbo ìgbà náà ni èèyàn máa dáhùn sí ìṣì tí ò mogbon dáa ní. Mo máa ń rí dájú pé mi ò kí ń fi bẹ́ẹ̀ máa bínú náà. Kò sì dáa kí èèyàn máa bínú náà. Kí èèyàn máa bínú ò dáa,

Ẹ ń béèrè pé ṣé mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò mọ nǹkan tẹ, nǹkan tẹ ń sọ. Ṣùgbọ́n, bóyá mo ti lò ó rí, bóyá mi ò tíì lò ó rí, èmi ò mọ yẹn. Ó lè jẹ́ pé mo ti lò ó rí, mo ti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí. Ó tún lè jẹ́ pé mi ò tíì lò ó rí, pé mi ò, mi ò mọ̀ nípa ẹ̀, àbí mi ò mọ̀ nípa ẹ̀, àbí mi ò mọ nǹkan tó jẹ́. Ó tún lè jẹ́ pé mo ti lò ó gẹ́gẹ́ bí mo ṣe sọ, sọ tẹ́lẹ̀

Ẹni pé, ṣe mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀? Dáadáa, mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀. Kó, kò dára keyan máa ma gbà yàn ṣiṣẹ́ bẹ́yen náà. Àwọn èèyàn tí èèyàn mọ̀ dí wọn, àwọn èèyàn tí wọ́n, èèyàn mọ̀ wọ́n dáadáa kò dá ke yan máa gbà wọ́n ṣiṣẹ́ bẹ́yen. Ó dáa kí eyan máa ma ṣe ìwádìí nípa wọn, kí ẹ̀yàn tó gbà wọ́n ṣiṣẹ́ àbí kí ẹ̀yàn tó fún wọn níṣẹ́. Bíi irú nǹkan tó ṣẹlẹ̀ lánàá, à, bobo kan tan ń wá, ó ti pẹ́, ó ti pẹ́ tán tí ń wá. Wọ́n fún un lówó kó ṣiṣẹ́, kò ṣiṣẹ́ òun náà. Wọ́n wa n wà kiri. Wọ́n ti ń sọ fún un pé, wọ́n ti ń pè pé, "Da owó padà. O ṣiṣẹ́ mọ́, da owó padà. Da owó padà, ò ṣiṣẹ́ mọ́." Ṣùgbọ́n bobo yìí, ó sálọ, ti owó, ti owó sálọ, ti owó kò dá owó padà. À, kò dá owó padà. Anà lọ́ ṣeṣẹ́ mú. Ti wọ́n, wọ́n ń nà, wọ́n ń nà, wọ́n ń nà bo lára, wọ́n ń nà wọ́n tún ń gbé e lọ láti lè rí i dájú pé wọ́n, wọ́n ń nà dáadáa pé wọ́n na, wọ́n na wèrè tó ṣe kúrò lára ẹ̀. Wọ́n na wèrè tó ṣe kúrò lára ẹ̀ kí wọ́n tó fi sílẹ̀. Wọ́n tún ń gba owó yẹn, wọ́n tún rí i dájú pé wọ́n ń gba owó yẹn. Ó, nítorí pé, à, àwọn tó ń gbà ṣiṣẹ́, wọn ṣe ìwádìí rẹ̀. Tí wọ́n bá jẹ́ pé wọ́n ṣe ìwádìí rẹ̀, wọn ò ní gbà ṣiṣẹ́ bẹ́yẹ̀n. Wọn ní gbà ṣiṣẹ́ bẹ́yẹ̀n.

Ẹ ń béèrè pé ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi lọ́dọọdún? Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi lọ́dọọdún? Ọjọ́ kí jọ tó bá jẹ́ pé ó rẹ̀ mí, tó bá jẹ́ pé mo ní ìwúlò ìsinmi ni mo máa ń sinmi. Àwọn ọjọ́ kan wà pé ọjọ́ iṣẹ́ ni, àwọn ọjọ́, àwọn ìgbà kan wà pé ìgbà ìsinmi ni. Kò ṣe dandan náà kí èèyàn waa máa ṣiṣẹ́ ní gbogbo ìgbà. Ìsinmi dára fún ààbò ara wa, ó dára fún ẹ̀yà ara wa. Kò sí dá kí èèyàn waa maa máa ṣe ju ara rẹ̀ lọ, kí wọ́n máa dá àìsàn sílẹ̀ sí ara rẹ̀. Nítorí ẹ ní pé ìsinmi, ó dá kí èèyàn maa maa sinmi. Kò sọ ọjọ́ ìsinmi lọ́dọọdún, ó dá kí àwọn ọmọ sinmi ní gbogbo ìgbà.

Ẹ ń béèrè pé nígbà wo ni mo kẹ́yìn lọ wẹ̀yìn? Nígbà wo ni mo kẹ́yìn lọ wẹ̀yìn? Ah! Mi ò ní, mi ò ní, nígbà tí wọ́n máa ń ṣe iru awon kíni yen Ah, ọjọ́ tí mo wo ẹ̀yìn mi kẹ́yìn, ó ti pẹ́ gan-an, bóyá lọ́dún tó kọjá. Ah, ìbéèrè yìí ó ń mú eyan ko rerin ó ń mú ni lẹ́-lẹ́-lẹ́rìn-ín. Ah, ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti ṣe sa ó ti pẹ́ gan tí mo ti ṣe, tí mo ti wẹ̀yìn mi, tí pẹ́ tí mo ti wẹ̀yìn mi. Bóyá tí bóyá tí wọ́n bá rà ẹ́ ṣe ni o, bóyá tí wọ́n bá, tí wọ́n bá rà ẹ́ ṣe ni o. Àmọ́ ó, ó.

Ẹ béèrè pé àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò tó bá yẹ ni mo máa ń jí. Mi ò kí ń pẹ́ jí. Ìgbà mí tí mo bá pẹ́ jí, á jẹ́ pé mo ti lo ra jù lọ́jọ́ tó kọjá. Mo ní ìwúlò kí n sinmi dáadáa. Ìgbà yẹn mo máa ń pẹ́ jí, ìgbà yẹn mo máa ń jí ní aago, méje sí mẹ́jọ láàárọ̀. Anaá, mo jí ní aago mẹ́wàá mo jí lánàá nítorí pé bí mo ṣe lo ra mi níjẹta kò sì dára, kò dára rárárárá. Mo kàn lo ra mi nílòkulò. Nítorí ẹ náà mo ní ìwúlò ìsinmi. Mo ní ìwúlò láti sinmi dáadáa nítorí ẹ mo ṣe sùn dé ago mẹ́wàá láàárọ̀.

Ẹ ń béèrè pé, ṣe WiFi rẹ yára to? Ṣe WiFi rẹ yára tó? À, mi ò ní WiFi, mi ò ní WiFi. Ṣùgbọ́n mo lérò láti ra WiFi láìpẹ́, láì jina. Nítorí pé, à, data tá ń lò láti lo Íńtánẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti fi lè lo WhatsApp kò fi bẹ́ẹ̀ yára bẹ́ẹ̀ náà, kò fi bẹ́ẹ̀ yára bẹ́ẹ̀ náà. MTN tá ń lò kò, kò dáa mọ́ bíi ti tẹ́lẹ̀ kò dáa mọ́. À, ẹ, à, ní gbogbo ìgbà èèyàn máa ń lọ síta, lọ ṣe nǹkan kankan tó wúlò. Ó dẹ̀ máa ń bí èèyàn nínú gan, ó máa ń bí mi nínú gan, ó máa ń bí mi nínú. MTN tó dáa tẹ́lẹ̀ kò dáa mọ́

Bẹ́ẹ̀rè pé, kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ǹkan tí mo máa ń ṣe nígbà tó òjò bá ń rọ̀, kò sí rẹpẹtẹ ń bẹ. Tó òjò bá ti ń rọ̀, màá yá wọnú ilé lọ. Tí ó bá jẹ́ pé mò ń kàwé nígbà yẹn, nítorí pé òjò má ń, òjò má ń fẹ́ kí, kí, kí ìwé má wọ inú orí mi, màá yá fìwé sẹ́gbẹ̀ẹ́, màá yá lọ sùn. A kí wọn máa sùn nígbà tó òjò bá ń rọ̀, o máa ń dùn gan. Màá lọ sùn ní, afẹ́fẹ́ tó máa fẹ́ wá lásán. Afẹ́fẹ́ gi afẹ́fẹ́ gidini, afẹ́fẹ́ tó máa fẹ́ wá lásán.

Ẹ ń bèèrè pé ṣe mo máa ń wọ ago ọwọ́? Ẹ ń bèèrè pé ṣé o máa ń wọ ago ọwọ́? Èmi ò kí ń wọ ago ọwọ́, kò tí è sí ìwúlò rẹ̀ nítorí pé mò ní fóònù tí èmi ń lò. Ó ti wá jẹ́ méjì fóònù méjì tí èmi ń lò. Mò ní, mò ní fọ, fóònù tí èmi ń lò, mò ní fón, fóònù tí èmi ń lò. Tí èmi bá fẹ́ wo ago, màá wo ago lórí fóònù tí mò ń lò. Màá wọ ago lórí ẹ̀. Kò tí è sí, kò ní ìwúlò kí èèyàn máa, kí èèyàn máa tu, kí èèyàn máa wọ ago sọ́wọ́. Kò ní ìwúlò kí ọmọ máa wọ ago sọ̀rọ̀, sọ́wọ́. Kò tí ẹ sí ìwúlò rẹ̀ kí n ra ago. Ìgbà tí mò ní fóònù tí mo lè máa wo ago lórí ẹ̀. Kò tí è sí ìwúlò kí èèyàn ra ago tán máa ń fi kọ sára ògiri.

Ẹ ń béèrè pé ṣe mo ní àgbàlá òjọ̀, ṣe o ní àgbàlá òjọ̀? Èmi ò mọ nǹkan tó jẹ́ lọ́dọ̀ ti yi, mi ò mọ nǹkan tó jẹ́ lọ́dọ̀ ti yi, ṣùgbọ́n ní tèmi o mi ò ní, mi ò ní àgbàlá òjọ̀, àbí mi ò mọ nǹkan tó ń jẹ́ gan. Mi ò ní àgbàláwòjọ̀, àgbàláwòjọ̀ báwo?

Ẹ n béèrè pé kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo lè jẹ nǹkan tó bá wù mí lọ́sàn. Ìgbà mí mo lè ra, ah, nǹkan ẹlẹ́rìndòdò, kí n ra bread si, kí n jẹ lọ́sàn. Ìgbà mí mo lè dáná lọ́sàn, mo máa ń dáná lọ́sàn. Mo máa ń ṣe spag lọ́sàn. Ìgbà mí mo máa ń ṣe isù lọ́sàn tí bá ní iṣu n lé o. Ìgbà mí mo máa ń-- púpọ̀ nínú rẹ̀ mo máa ń ra nǹkan tá ni, mo máa ra nǹkan tá, mo máa ra nǹkan jẹ. Mo lè ra biscuit, mo lè ra nǹkan, nǹkan, mo, mo máa ra nǹkan tá jẹ ṣá. Mi ò kí ń sábà máa ń dáná lọ́sàn bẹ́yẹ̀n náa. Ìgbà tí mo máa ń dáná, mo máa ń dáná láàárọ̀, mo sì máa ń dáná lálẹ́ tàbí nírọ̀lẹ́. Mi ò kí ń fi bẹ́ẹ̀ máa dáná lọ́sàn. Mi ò, mi ò kí ń máa da mi ò kí ń sábà máa ń dáná lọ́sàn. Ìgbà tí, ìgbà tí mo bá ní bí nǹkan bí indomie nínú ilé, mo máa ń ṣe indomie nítorí pé, ah, bí ìṣẹ́jú bí mélòó kan ó ti jinná. Ìṣẹ́jú méjì sí-ún, ó ti jinná ṣá. Tàbí ijẹ Ìsẹ́jú márùn-ún ó ti jẹun. Mo ti sọ̀ kalẹ̀, mo ti ń jẹ. Ìgbà mí mo máa ń mu gàárì lọ́sàn. Màá rà gàárì, màá rà ẹ̀pà, màá sì, màá sì ra sugar si. Màá, màá mu gàárì lọ́sàn. Ǹkan tó bá jẹ́ pé ó yára, ó yára láti la ti le gbé kalẹ̀ kí n ma ma jẹ. Ǹkan, ǹkan tí mo fẹ́ràn jù ni mi ò fẹ́ràn láti máa máa dáná, dáná ìṣẹ́jú, ìṣẹ́jú ọgbọ̀n àbí wákàtí, wákàtí kan, wákàtí méjì. Ẹ̀wà àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò fẹ́ràn ẹ̀. Ǹkan tó máa, tí èèyàn máa fẹ́ gbé kalẹ̀ tá yára ṣe lẹ́ẹ̀kan, wọn máa ń, wọn máa ń rà tàbí wọn máa ń, wọn máa ń rà jẹ.

Ẹ ń bèèrè pé ṣé mo ní aṣọ wíwẹ̀, aṣọ ìwẹ̀ ta túmọ̀, ta túmọ̀ ní èdè gẹ̀ẹ́sì tó wẹ̀, a mọ̀ ní èdè gẹ̀ẹ́sì tó wẹ̀. Ah! Mo ní, mo ní aṣọ ìwẹ̀, mo ní aṣọ ìwẹ̀, mo ní aṣọ ìwẹ̀. Gbogbo ìgbàkúgbà tí eyan bá fẹ́ lọ wẹ̀ ni balùwẹ̀. Ẹ̀yàn máa ń wé sára ni, ẹ̀yàn máa ń we sára, ẹ̀yàn máa we sára, ẹ̀yàn máa we sára. Tí àwọn bá ti wẹ̀ tán, ẹ̀yàn máa finura, ẹ̀yàn máa finura, ẹ̀yàn á kàn nura fẹ́ẹ́rẹ́fẹ́, ẹ̀yàn á kàn nura fẹ́ẹ́rẹ́fẹ́, ẹ̀yàn á finura. Nítorí ẹ́, nítorí ẹ́ mo máa ń ra, ààh, aṣọ ìwẹ̀ tá a mọ̀ sí tówẹ̀l ní èdè gẹ̀ẹ́sì. Nítorí pé tí àwọn bá ti wẹ̀ tán, ẹ̀yàn á lè nura ẹ̀. Ẹ̀yàn ò ní, ẹ̀yàn ò ní máa máa fi aṣọ tó wọ̀ sára máa finura. Kò ní ìtumọ̀, kò mọ́ gbọ́n dáa ni. Kí'yan kúkú fi tó wẹ̀, kí'yan ra tó wẹ̀, kí'yan we sára tó bá fẹ́ lọ wẹ̀, kí'yan bá ti wẹ̀ tán, kí wọ́n fi inú ara. Ó dára ju kí ẹ̀yàn fi aṣọ tó ń wọ̀ kó máa finura. Kò mọ́ gbọ́n dáa ni. Rárá, rárá, rárá.

Ẹ ń bèèrè pé kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Hmm, ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni wípé ìgbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn ìgbà tí mo wà lọ́mọdé, ìgbà tí mo máa ń wà ní ọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi a máa ń fi yẹpẹ́ ṣeré gan. A máa ń ṣeré nínú yẹpẹ́. Ìgbà mí, à, ìyá tobi mi maa máa pariwo pé "kúrò bẹ́ẹ̀ yẹn, à, kí ló ń ṣe? Kí ló, kí ló ń bẹ́ẹ̀ yẹn? Má fi yẹpẹ́ ṣeré." Aṣọ tí mo ń, tí mò ń fi wà láà nfọ̀ ló máa máa fi yí yẹpẹ́, máa máa fi, máa máa fi, máa máa fi yí yẹpẹ́, máa máa fi yẹpẹ́ bàjẹ́ tọkọ̀tọkọ̀. Ígbà ẹ́n, ìbẹ, ibi tí wọ́n kì í fẹ́ wà láti máa lọ la máa ń lọ tí ń ṣeré. Wọ́n á fi yẹpẹ́ ṣeré, a máa fi ìdọ̀tí ṣeré, a máa fi ìdọ̀tí yí aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa máa, èmi àti àwọn ọ̀rẹ́ mi ní ìgbà kékeré a máa máa ṣeré nínú òjò, a máa máa sá kiri nínú òjò, a máa máa ṣeré nínú òjò, a máa jó nínú òjò. Àh! Nǹkan tí e mo rántí, nǹkan tí mo rán, nǹkan tí mo rántí nìyẹn, ìgbà tí èmi wà ní kékeré.

Èmi ń béèrè pé, ṣe mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Èmi ò gbàgbé nínú ẹ̀, mi ò gbàgbọ́ nínú ẹ̀, mi ò ṣe rí gan. Àwọn kan máa ń ṣe dáadáa, ṣùgbọ́n èmi, èmi n tèmi, mi ò lè ṣe, mi ò ṣe rí gan, mi ò dẹ̀ lè ṣe. Mi ò fi bẹ́ mọ́ mọ́, mi ò fi bẹ́ máa gbàgbọ́ nínú àwọn èèyàn bẹ́yẹn. Mi ò lè, mi ò lè gbàgbọ́ nínú àwọn èèyàn bẹ́yẹn. Àwọn ènìyàn burú, àwọn ènìyàn burú, àwọn ènìyàn burú, àwọn ènìyàn máa ń ṣe kà gan. Mi ò, mi ò gbàgbọ́ nínú àwọn èèyàn. Mi ò kí n, mi ò lè ṣe, mi ti, mi ti ẹ lè ṣe. Máa máa gbàgbọ́ nínú àwọn, nínú àtọwọ́dọ́, mi ò lè, mi ò lè ṣe. Mi ò dẹ̀, mi ò dẹ̀ lè sọ fún àwọn ọ̀rẹ́ mi kí wọn máa ṣe àbí ẹni, àwọn, àwọn èèyàn tó ń súnmọ́ mi. Ǹnkan tí mi ò lè ṣe mi lè máa sọ fún àwọn èèyàn kan pé kí wọn máa ṣe. Kò, kò ní ìtumọ̀, kò, kò mọ́gbọ́n dáa ni.

Ìbéèrè yìí o, kò lọgbọ́n dání, kò ní ìtumọ̀, kò lọgbọ́n dání rara. Ẹ ń béèrè pé, "ṣé o wọ gíláàsì?" Nǹkan tó yẹ kí ẹ bèèrè ni wípé, "ṣé o máa ń wọ gíláàsì?" àbí "ṣé, ṣé òun, òun wọ gíláàsì, gíláàsì ìgò ojú?" "Ṣé òun wọ gíláàsì?" àbí "ṣé o máa ń wọ gíláàsì?" Kọ́ ń ṣe pé, ẹ má máa béèrè pé, "ṣé o wọ gílè, gíláàsì?" Mo a, mi ò kí ń wọ gíláàsì, mi ò kí ń lò gan. Àwọn èèyàn tí ojú máa ń dùn, lo máa ń lo gíláàsì. Àbí àwọn èèyàn, àwọn èèyàn tó wù wọ́n pé, wọ́n kàn fẹ́ máa lo gíláàsì lọ́ máa ń wọ gíláàsì. Ó ní àwọn gíláàsì tó máa ń wọ̀ ṣojú, tí o, tí oòrùn bá ń rán, tí oòrùn bá ń rán. Tọ bá fẹ́, wọ́n ò fẹ́ máa máa, wọ́n ò fẹ́ máa fúnjú, fúnjú pọ̀ tó bá ti n rìn. Àwọn gíláàsì yii lọ́ máa ń wọ̀ ṣojú ti orùn bá ń rán. Àà, wọ́n le bá máa ríran dáadáa. Wọn, wọ́n ò fẹ́ máa fúnjú pọ̀, àwọn èèyàn ò fẹ́ràn láti máa fúnjú pọ̀. Tọ bá ti wọ́n ń ta, tọ bá ti wọ àwọn ìgò yìí, tọ bá ti wọ àwọn gíláàsì yìí ṣojú, wọ́n má máa, wọ́n lè ríran dáadáa. Wọ́n lè ríran dáadáa, wọ́n, wọ́n ò ní máa máa fúnjú pọ̀ mọ́, wọ́n lè ríran dáadáa. Irú àwọn gíláàsì yẹn ni wọ́n máa ń wọ tó orùn, tó orùn bá ti ń rán. Àbí tí àwọn èèyàn bá ń jáde nínú, nínú oòrùn. Àwọn gíláàsì kan wà tó jẹ́ pé, àwọn èèyàn máa ń wọ̀ nítorí pé ojú máa ń dùn, wọ́n lè ríran dáadáa. Àwọn èèyàn máa ń wọ̀ nítorí pé ojú máa ń dùn wọn. Àwọn, irú àwọn gíláàsì, ó máa ń, ó máa ń jẹ́ kí àwọn èèyàn tó, tó jẹ́ pé ojú ń dùn, a jẹ́ kọ́, a jẹ́ pé, a jẹ́ kan ríran dáadáa. A jẹ́ pé, a jẹ́ kan ríran dáadáa.

Ẹ n béèrè pé, ṣe o ní orúkọ ìnajíjẹ? Ṣé mo ní orúkọ ìna jíjẹ? Bẹ́ẹ̀ni, mo ní, mo ní orúkọ ìnajíjẹ. Orúkọ tó ń sọ mí ní ọjọ́, ní ọjọ́, ọjọ́ ìsọmọ lórúkọ mi. Àwọn olórúkọ tó ń fún mi ní ọjọ́ ìsọmọ lórúkọ mi. Orúkọ tí bàbá mi àti ìyá mi tánjọ fún mi ní ọjọ́ ìsọmọ lórúkọ mi ni orúkọ ìnajíjẹ. Ah, ó lórúkọ tí bàbá mi fún mi, ó dẹ̀ lórúkọ tí màmá mi fún mi. Àwọn orúkọ tí mo, àwọn orúkọ tí mo fẹ́ràn. Ìgbà yẹn, ó jẹ́, ó dá mi lójú pé mi ò mọ ǹkan kan nígbà yẹn. Ọmọ, ọmọ ewe mo jẹ́ nígbà yẹn, ọmọdé mo jẹ́ nígbà yẹn, ọmọ kékeré mo jẹ́ nígbà yẹn. Mi ò mọ ǹkan tóhun lọ. Ṣùgbọ́n ó dá mi lójú pé orúkọ gidi ni, ni àwọn ìyá mi àti bàbá mi fún mi lọ́jọ́ un náà. Mo dẹ̀ lórúkọ púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀.

Ẹ ń béèrè pé ṣe mo máa ń mu coffee níbi iṣẹ́? Ẹ ń béèrè pé ṣe mo máa ń mu-- ṣe o máa ń mu coffee níbi iṣẹ́? Nnn, ó ti pẹ́ tí mo ti ṣe gbèyìn, ó ti pẹ́ ọ, àbí ọdún mélòó sẹ́yìn, ó ti pẹ́ gan tí mo ti mu coffee nítorí pé wọ́n ní pé coffee ò da, coffee ò da fún àgbàrá, kò kín ń jẹ́ kí èèyàn sùn, èèyàn á kàn yájú sílẹ̀ ni. Bí i pé ẹni, bí i pé, bí i pé èèyàn ń mu energy drink bí i àwọn drink a, àwọn drink àgbàrá, àgbà to máa ń fún èèyàn lágbára yẹn. Kò sí pé wọ́n máa ń fún èèyàn lágbára, kò kín ń jẹ́ kí èèyàn sùn ni, àwọn energy drink kò kín ń jẹ́ kí èèyàn sùn ni. Ah! Nǹkan tó máa ń fa ìṣòro fún àgo ará wa, èmi ò kí ń dé bẹ́ẹ̀. Mi ò fẹ́ràn coffee gan, mi ò fẹ́ràn ẹ̀, bó ṣe máa ń mú rí bákan bákan lẹ́nu, mi ò fẹ́ràn ẹ̀. Àwọn kan máa ń mú níbi iṣẹ́, àwọn kan fẹ́ràn ẹ́, àwọn kan fẹ́ràn láti máa mú ní, mú níbi iṣẹ́. Àmọ́ ní tèmi, mi ò fẹ́ràn ẹ̀, mi ò fẹ́ràn bó ṣe máa ń mú rí bákan bákan lẹ́nu, mi ò fẹ́ràn ẹ̀.

Ẹ ń bèèrè pé báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? À, à gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, àsìkò wà fún gbogbo ǹkan. Àsìkò wà fún iṣẹ́, àsìkò wà fún ìsinmi, àsìkò wà fún oúnjẹ jíjẹ, àsìkò wà fún eré. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, bí, bí mo ṣe máa ń gbé ayé mi nìyẹn. Bí èèyàn ṣe máa ń ṣe nǹkan nìyẹn. Bí mo ṣe máa ń ṣe nǹkan nìyẹn. Mi ò kí ń, mi ò kí ń ṣe nǹkan tó bá jẹ́ pé ó ti rẹ̀ mí kí màmá, kí màmá gbin ọ̀unjẹ́ láti máa ṣe lọ. Mi ò kí ń ṣe. Tó bá ti, tó bá jẹ́ pé ó ti rẹ̀ mí, màá, màá lọ sùn, màá lọ sinmi. Bí emi ṣe máa ń ṣe nìyẹn. Mi ò kí ń, mi ò kí ń tirami sí nǹkan tó, tó jẹ́ pé ó rẹ̀ mí nígbà, nígbà ẹn. Mi ò kí ń tirami sí.

Ẹ bère pé yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Yàrá wo nínú ilé rẹ, ni o fẹ́ràn jù? Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni, ah, yàrá ibùsùn mi. Yàrá tí mo máa ń sùn, mo dé fẹ́ràn, eh, báàlùwẹ̀, mo fẹ́ràn báàlùwẹ̀. Nítorí pé mo fẹ́ràn láti máa máa dá mi sára Kàkà bí, ah, ìgbà oru yìí tó ru pọ̀ gan, oru ti pọ̀ jù. Mo fẹ́ràn kí màmá dá mi sára, mo dé fẹ́ràn kí màmá, ìgbà tí mo bá dá mi sára tan, mo fẹ́ràn kí màmá máa sùn. Kí wọ́n máa sùn dáradára. Kí n tán, ah, ẹ̀rọ tó máa ń mú atẹ́gùn wá sórí ta mọ̀ sí fan ní èdè gẹ̀ẹ́sì. Kí n tán sórí, kí n gbádùn orun tí mo ń sùn. Ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nìyẹn. Mo fẹ́ràn yàrá, yàrá ibùsùn mi, mo dé fẹ́ràn, ah, mo fẹ́ràn, ah, yàrá báàlùwẹ̀. Mo sì fẹ́ràn ilé ìdáná, mo fẹ́ràn ilé ìdáná. Oúnjẹ ṣe pàtàkì gan. Oúnjẹ ṣe pàtàkì ke mi, kí màmá dáná, kí màmá ṣe ǹkan tó bá wù mí. Àwọn yàrá tí emi fẹ́ràn jù lọ, tí mo darúkọ ni yàrá ibùsùn mi, yàrá báàlùwẹ̀ àti yàrá ilé ìdáná.

Ẹ ń béèrè pé ìgbà mélòó ni mo máa ń fọ ẹyin lójoojúmọ́? Ìgbà mélòó ni mo máa ń fọ ẹyin mi lójoojúmọ́? Ìgbà kú ìgbà, tí mo bá ti ń wẹ̀ ni mo máa ń fọ ẹyin. Ìgbà tí mo bá ti ń wẹ̀ ni mo máa ń fọ ẹyin mi. Ẹ̀kan, ẹ̀kan sí méjì. Méjì yẹn ẹ̀kokan ni o. Kò ṣe pé nígbà gbogbo méjì yẹn ẹ̀ẹ̀kokan ni. Kò ṣe pé nígbà gbogbo ni mo máa ń fọ ẹyin mi. Nítorí mo gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní pé tí màá ti ń wẹ̀, mo máa ń fọ ẹyin mi. Tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ pé oru yẹn pọ̀, lápọ̀ gan jú eméjì mo lè f-- mo lè sinra, mo lè wẹ ẹlẹ́ẹ̀ méjì ní ọjọ́, ní ọjọ́ kan, ní ọjọ́ kan.

Ẹ ń bèèrè pé, ṣe mo máa ń rántí àwọn ààlà mi? Ṣe mo máa ń rántí ààlà mi? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn ààlà mi. Mo máa ń rántí ẹ̀. Ààlà ṣe kókó o ṣe pàtàkì. Ààlà ṣe kókó ṣe pàtàkì. Ẹ̀lòmíràn máa ń nipé ààlà gọ̀. Ààlà o gọ̀, ààlà o gọ̀, ààlà o gọ̀, ààlà o gọ̀. Ààlà jẹ́ ǹkan ti ẹ̀mí. Ààlà jẹ́ ǹkan ti ẹ̀mí. Ààlà o gọ̀. Gbogbo ààlà ló níì, ló ní ìtumọ̀. Ó ṣe kókó kí èèyàn máa rántí gbogbo àwọn ààlà rẹ̀. Ó ṣe kókó, ó ṣe kókó kí èèyàn máa rántí gbogbo àwọn ààlà rẹ̀. Nítorí pé ààlà ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, sọ tẹ́lẹ̀, àlà o gọ̀, àlà o gọ̀. Ààlà jẹ́ ǹkan pàtàkì tí gbogbo ènìyàn kò yẹ kó máa ń rántí ẹ̀, kò yẹ kó máa fi ṣeré, kò yẹ kó máa fi ṣàwàdà, kò yẹ kó máa fi rẹ́rìn-ín, kò yẹ kó máa fi ṣeré, kò ń, kò ń ṣe ǹkan ẹ̀rín. Ó ṣe ǹkan-- ó jẹ́ ǹkan tó ní ìtumọ̀, ǹkan tó ṣe pàtàkì.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Màá tún ìbéèrè ìbéèrè yẹn béèrè. Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Àìsàn ìkóríra sí oúnjẹ kan tá a mọ̀ ní èdè gẹ̀ẹ́sì, ah, lacking appetite. You lack appetite towards a food. Àìsàn ìkóríra, èmi ò, mi ò ní pàtó oúnjẹ kan tí mo, tí mi ò fẹ́ràn bẹ́ẹ̀ ná. Bóyá ó láwọn oúnjẹ kan tí mi ò lè jẹ, mi ò lè jẹ. Ó ṣeé ṣe bóyá ó láwọn oúnjẹ kan tí mi ò lè jẹ. Ṣùgbọ́n àwọn, àwọn oúnjẹ kọn, àwọn gbogbo àwọn, àwọn oúnjẹ ní mo máa ń jẹ nílẹ̀ Yorùbá. Oúnjẹ tó jẹ́ ti ilẹ̀ Yorùbá gbogbo ẹ, mo máa ń jẹ lọ́dọ̀ tèmi. Àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, a ní àwọn oúnjẹ kọ̀ọ̀kan tí mi ò lè jẹ. Ó lè jẹ́ àwọn oúnjẹ ilẹ̀ kan tí mi ò jẹ rí pé tí bá jẹ́, màá ma bì àbí a máa fa ìkóríra nínú ara mi. Àwọn máa fà kí eyan, kí eyan máa, kí eyan máa ṣe bákan bákan bákan àbí kó máa má fa ǹkan sí ayé, sí, sí ẹ̀yà ara mi.

Bẹ̀reẹ̀ pé ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Mo fẹ́ràn oúnjẹ tó ní ata o. Mo fẹ́ràn ata gidi gan. Mo fẹ́ràn ata gidi gan. Ó jẹ, ó ní ata, ata gan tó, ata, ata kan tí a máa ń fi ń sè ẹwà nígbà yẹn. Lọ ọdún bí ọdún bí méjì sí mẹ́ta tó kọjá. A máa ń pè ní ata Ghana. A máa ń pè ní ata Ghana. Ó sì, ó sì láta kan tí mo sì rí lọ́dún tó kọjá. A máa ń pè ní Cameroon pepper, ata, ata Cameroon. Àwọn ata yìí, ata tí, tí èmi ń sọ yìí, ó ta bí, ó ta bí. Ṣùgbọ́n tí eeyan bá fi ń, tí wọ́n bá fi, tí wọ́n bá fi ṣe ẹwà, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ẹwà kó, kó rí dára dára lójú. Ó máa ń jẹ́ kí ẹwà òun náà kó dùn dáadáa. Mo fẹ́ràn ata gidi gan. Mo fẹ́ràn ata, mo fẹ́ràn ata gan. Mo fẹ́ràn ata gan. Kò sí oúnjẹ tí mi ò ní ṣè, mi ò ní ṣè lórí iná tí mi ò ní fa ata sí. Mo fẹ́ràn ata gidi gan. Ata da sí ara gan. Ó da fún àgo ara gan.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Màá tún tún ìbéèrè yẹn bèrè, màá sì fun ní ìdáhùn. Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo máa ń gbọ́ àwọn, àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń fa ìdàgbàsókè, ó máa ń mú ìmísí wá sọ́kan mi, ó máa ń mú ìmísí wá sọ́kan mi. Mo kan máa ń bí i pé èèyàn ń bá mi sọ̀rọ̀. Bí mo ṣe máa ń ri niyẹ́n, bí i pé èèyàn ń bá mi sọ̀rọ̀. Mò máa ń gbọ́ àwọn ìrukìnní yẹn, mo máa ń gbọ́, mo máa ń gbọ́ àwọn kìnní yẹ̀n, àwọn ọ̀rọ̀ tó lè mú ìdàgbàsókè wá sí ayé èèyàn. Àwọn nǹkan témi máa ń gbọ́ nìyẹn tó máa ń mú èrò tuntun wá lọ́kàn mi.

Ẹ ń béèrè pé ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ, rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà. Màá tún ìbéèrè yẹn béèrè. Ìgbà mélòó ni ìrìn àjò mi máa ń lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ má ń lọ, rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, mi ò, mi ò sí lọ lábẹ́ ọ̀gá kankan. Mi ò ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kankan. Tẹ́lẹ̀ mo máa ń ṣe, bí ọdún mélòó sẹ́yìn mo máa ń ṣe, ah, mo dẹ̀ ní ìdí tí mo fi ń ṣe. Mò ń kọ́ àwọn, mò ń kọ́ àwọn ohun kankan. Bí mo ṣe ń ṣiṣẹ́ lábẹ́, lábẹ́ ọ̀gá yẹn, mò ń kọ́ àwọn nkankan tó ń jẹ́ pé ó ṣe àǹfààní fún ayé mi. Ó ṣe àǹfààní, ó ní ìwúlò ti é, ó ṣe pàtàkì kí n kọ́. Bí ọ̀gá yẹn ṣe ń fún mi lówó, mò ń gbẹ́kọ̀. Bí ó ṣe ń fún mi lówó, mò ń gbẹ́kọ̀. Bí ó ṣe ń fún mi lówó ni mò ń gbẹ́kọ̀

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́, ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Òṣìṣẹ́ tó jẹ́ pé ó ṣiṣẹ́ dáradára, iṣẹ́, iṣẹ́ rẹ̀ ó ń wuni lórí, iṣẹ́ rẹ̀ ó dára gidi gan. Ó máa ń fa àwọn èèyàn kó máa ma wò. Ó máa ń fa àwọn èèyàn síí kó máa ma wò, kó máa ma fún ní iṣẹ́ ní gbogbo, ní gbogbo ìgbà, ní ìgbà, nígbàkígbà. Iṣẹ́, iṣẹ́ rẹ̀ ó ń wuni lórí. Ọ̀gá, ọ̀gá rẹ̀ kò ní, kò ní jọ́lọ́jú kò fun ní owó, owó àfikún tó bá fẹ́ sàn owó fún. Kò ní jẹ́ ìlera fún ọ̀gá rẹ̀, kó fi owó sí, sí owó oṣù rẹ̀

Ìbéèrè náà ni, ṣe o fẹ́ràn jìyàn? Ṣe o fẹ́ràn ijìyàn? Ṣe o fẹ́ràn jìyàn? Ṣe mo fẹ́ràn, ẹ̀ ń béèrè pé ṣe mo fẹ́ràn ijìyàn? Èmi ò fẹ́ràn láti má ma jìyàn pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn èèyàn. Tí ó bá jẹ́ pé ẹni yẹn, òun kò fẹ́ gbà, kò fẹ́ gbà á náà niyen, máa dẹ́ didé, máa dẹ́ kúrò. Mi ò fẹ́ràn ìjiyàn. Ǹkan tí a mọ̀ sí ní èdè Gẹ̀ẹ́sì argument, mi ò, mo, mi ò, mi ò fẹ́ràn ẹ̀ rárá rárá. Kódà mo kórìíra ẹ̀ gan. Mo kórìíra ẹ̀ gan. Ó jẹ́ ǹkan tó máa ń bí mi nínú. Tí bá wà pẹ̀lú àwọn èèyàn tó máa ń ṣe iru ẹ̀. Ó jẹ́ ǹkan tó máa ń bí mi nínú. Ó jẹ́ ǹkan tí ó, tó máa ń, tó máa ń mú ìkórìíra wá sọ́kan mi kí eyan máa jìyàn. Mi ò, mi ò fẹ́ràn ẹ̀ rárá rárá. Mi ò fẹ́ràn ẹ̀. Mi ò, mi ò lọ́rẹ ẹ́ tó jẹ́ pé wọ́n máa ń jìyàn. Tí a bá tí ń jìyàn, ó jẹ́ pé à á ṣeré níyẹ̀n, à ń ṣàwàdà niyẹ̀n, a kì n, a kì n jìyàn bẹ́yen, à ń ṣàwàdà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ẹni yẹn, òun, òun ṣe bíi pé òun mọ ǹkan tó ń sọ pé ìjiyàn wà, mi ò fẹ́ràn ẹ̀ rárá rárá rárá. Mi ò fẹ́ràn ẹ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Ó ní bó ṣe máa ń ṣe nǹkan, èèyàn máa ń ṣe nǹkan pẹ̀lú ọpọlọ ni, èèyàn ò kí ń ṣe nǹkan rádaràda, èèyàn máa ń ṣe nǹkan pẹ̀lú ọpọlọ ni. Pẹ̀le èèyàn máa ń ṣe nǹkan bí ẹni tó pọlọ ẹ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn. À, mo máa ń sọ pé àsìkò wà fún gbogbo nǹkan, àsìkò wà fún gbogbo nǹkan, àsìkò wà fún gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀. Ẹ̀yàn á múra, ẹ̀yàn á múra sílẹ̀ náà ni. Tí o bá ti rí pé, à, a ti fi, à, ọjọ́, a ti, a ti mú ọjọ́ sílẹ̀, a dẹ̀ si fi àkókò tí a máa pàdé fún ìpàdé òun náà sílẹ̀. Ìpàdé pẹ̀- ìpàdé pẹ̀lú àwọn oníbàárà, a ti fi ìpàdé sílẹ̀. Ẹ̀yàn á, ẹ̀yàn á, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé, à, àsìkò wà fún gbogbo nǹkan, àsìkò wà fún gbogbo nǹkan. Ẹ̀yàn máa ń múra sílẹ̀ fún ọjọ́ òun náà, ẹ̀yàn máa ń múra fún ọjọ́ òun náà bó ṣe máa ń ṣe nǹkan nìyẹn.

Ìbéèrè náà ni: ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Màá tún, máa tún, máa tún túnbèèrè. Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni o. Lílọ ilé ìjọsìn ó ṣe pàtàkì gan. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí ẹ́yan lè gba ẹ̀kọ́ lọ́rọ̀ Ọlọ́run, tí ẹ́yan le gba ẹ̀kọ́, ẹ̀kọ́, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eyan lè gbàdúrà, eyan lè dódó wo mú. Pelu awon èyàn kí eyan gbàdúrà gẹ́gẹ́ bí, ẹ́, ẹ̀yà ara, ẹ̀yà ara, ẹ́, ẹ̀yà ara Jésù. Ẹ̀yà ara Jésù.

Mi ò rò bóyá ìbéèrè yìí ẹ parí ẹ àbí ẹ parí ẹ. Ẹ bèèrè pé nígbà wo lo kẹ́yìn fọ̀, fọ̀ kí ni mò ń fọ̀? Kí ni mò ń fọ̀? Ẹ̀eyàn lè fo asọ, ẹ̀eyàn lè fo abọ́, ẹ̀eyàn lè fo bàtà, ẹ̀eyàn lè fo ara. Kò sí ǹkan tí èèyàn o lè fọ̀. Ẹ̀eyàn lè fọ mọ́tò, mọ́tò tó ń wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀ parí ìbéèrè yìí, ẹ parí ẹ. Kí ni mo f-- kí lẹ fẹ́ bèèrè? Fi fọ̀ kí ni lẹ fẹ́ bèèrè?

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn òrẹ́? Màá tún bèrè ibèrè yẹn, máa dè fún ní ìdáhùn. Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn rẹ? Tí bá jẹ́ pé ẹnìkan fún wa lówó pé káa pín, tó jẹ́ pé èmi náà ló ń fún lówó yẹn, ló ń fún lówó yẹn náà. Mo máa ń pín dọ́gba dọ́gba èmi ò kí n, mi ò kí ń ṣe nǹkan, mi ò kí ń ṣe nǹkan òdì. Wọ́n máa ń pín dọ́gba dọ́gba. Fún àpẹẹrẹ, tí wọ́n bá fún wa ní ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún márùn-ún tó jẹ́ pé àwa mẹ́rin ni. A jọ máa pín dọ́gba dọ́gba ni o, a jọ máa pín dọ́gba dọ́gba ni o. Báya ó ṣe ṣe kí a fi ra nǹkan, a lè rí change, a lè pín owó yẹn dọ́gba dọ́gba. Bí bí emi ṣe máa ṣe nǹkan nìyẹn. Kò, kò ní ìtumọ̀. Tí wọ́n bá fún, tí wọ́n bá fún yàn lówó pé ká jọ pín tó jẹ́ pé ọwọ́ mi ló bọ́ sí, kò ní ìtumọ̀ tí mo bá ń mú èyí tó pọ̀ ju. Kò ní ìtumọ̀. Ẹ̀ṣẹ̀ gan-an ni. Kò ní ìtumọ̀, kò sì dára.

Ìbéèrè ọ̀un nà ni, ṣe o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ṣe o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé mi ò kí ń lọ sí ilé ìdárayá, ṣùgbọ́n mo lọ́ ọ̀rẹ́ kan tó máa ń lọ sí ilé ìdárayá tí a mọ̀ sí gym house, ibi tó máa ń gbé àwọn erin, ibi tó máa ń ṣe workout ní èdè gẹ̀ẹ́sì. Ta tún mọ̀ sí gym house ní èdè gẹ̀ẹ́sì. Òun máa ń lọ sí ilé ìdárayá, ó de máa ń rí dájú pé orúkọ ẹ̀, ó kọ orúkọ ẹ̀ sílẹ̀. Àwọn èèyàn tó máa ń wá náà wọ́n máa ń kọ orúkọ ẹ sí, wọ́n máa ń kọ orúkọ wọn sílẹ̀ náà. Àwọn èèyàn tó máa ń wá sí ibẹ̀ yen náà wọ́n máa ń kọ orúkọ sílẹ̀, àwọn gbogbo èèyàn tó wá máa ń kọ orúkọ sílẹ̀, wọ́n se máa ń ṣètò ǹkan wọn níyẹn. Òun gan sọ fún mi pé tèmi bá fẹ́ bẹ̀rẹ̀, màá kọ́kọ́ ṣe àwọn, àwọn ètò kọ̀ọ̀kan kí n tó bẹ̀rẹ̀. A máa, emí ná à máa kọ orúkọ sílẹ̀ bá wọn èèyàn ṣe máa ń kọ orúkọ sílẹ̀. Mo kọ́kọ́ rán ẹ̀yin náà pé èmi, èmi ò ṣe mọ́ àwọn ohun tó wà níbẹ̀, kí àwọn ohun tó jẹ́ etí sísan. Ẹ rin, oh.

Bẹ́ẹ̀rẹ̀ ọ̀un na ni, ṣe o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Ṣe o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹlẹ- ẹ̀rọ ìlera bí eyi tí mo sọ gẹ́gẹ́ bí tẹ́lẹ̀. Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àgbàrá wa. Àwọn ìlera jẹ́, àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tó bá, tó máa ń fa, tó máa ń mú ẹ̀yà ara wa sí ààyè, tó máa ń mú ẹ̀rọ ara, ara wa sí ààyè kí wọ́n máa ṣiṣẹ́ dáadáa, kí wọ́n máa ṣiṣẹ́ dáadáa. Ìlera ò sì dáa fún a, fún àgo wa. Ìlera, nǹkan bí ìlera, ìlera kò dáa fún àgbàrá wa. Ẹ̀rọ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ni ewúro. Tí o bá, ó lè jẹ́ pé ẹni ẹ ní ìlera lára, ó ní àwọn, ó ní àwọn àìsàn kan lára. Ó lè jẹ́ pé ẹni ẹ ní, ẹni ẹ ẹ ní, ẹni ẹ ní jẹ̀dí lára. Wọ́n máa ń lo ewúro, wọ́n máa ń fi fọ ìdọ̀tí ọ̀ún náà koru bí i jẹ̀dí. Efinrin náà ó jẹ́ nǹkan jẹ̀dí. Àworo èso gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè ọ̀hun naà ni, kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ọ̀hun naà ni ìbéèrè ọ̀un nà tí, tí máa sìí fún ní ìdáhùn mi. Ǹkan tí mo, ǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni wi pé mo máa ń tẹ fóònù mi. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí fóònù. Nígbà gbogbo màmá mi máa ń pé mi, wọn máa ń bá mi sọ̀rọ̀ lásalẹ́, wọ́n máa ń bá mi sọ̀rọ̀. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lásalẹ́. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ gan lásalẹ́. Nígbà, nígbà mi mo máa ń, wọn máa ń wàásù lórí WhatsApp mi. Wọn máa ń wàásù lórí WhatsApp mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan pọ̀ tí, tí mo máa ń ṣe lásalẹ́ bí, bí wàásù. Ìgbà mìí máa máa bá ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí fóònù mi tí mò ń lò. Ìgbà mìíràn máa máa, máa máa ka àwọn ǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn máa ma wo, máa ma wo, máa ma wo àwọn, àwọn ǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì, ǹkan tó ń lọ ní àgbàlá aye, a máa wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè oun náà ni, ṣe mo, o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ó lè jẹ́ ọkọ̀ bàbá mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ó lè jẹ́ pé àń, à ń rìnrìn àjò lọ síbi kan. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ bàbá mi. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Ó lè jẹ́ pé mò ń, mò ń, mò ń lọ sílé. Dáadáa, mo máa ń ra nǹkan jẹ lójú ọnà, mo sì máa ń jẹun nínú ọkọ̀ náà. Mo lè, mo lè jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ọkọ̀ ń dòtí, pé ò ń já fikọ́ fikọ́ bákan bákan, àwọn nǹkan rún, mi ò kí, èmi ò kí ń jẹun, mi, mi kì í, mi kì í jẹun nínú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn o. Mi ò kí ń jẹun nínú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn o. Ó lè jẹ́ kí n bí gan.

Ìbéèrè oun naa ni báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Báwo ni mo ṣe máa ń gbàdúrà? Báwo ni mo ṣe máa ń gbàdúrà? Báwo ṣe, báwo ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà? Àà, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe máa ń dáhùn àwọn ìbéèrè kookan tó, tó jẹ́ bíi ti eléyìí. Mo máa ń, t'emi bá ti jí láàárọ̀ kùtùkùtù, màá ké sí Olúwa mi, màá gbàdúrà, màá gbàdúrà. Kí n tó sùn, màá gbàdúrà. Kí n tó sùn, màá gbàdúrà. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń, mo ṣe máa ń ṣe ìdúnàádúrà mi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Màá gbàdúrà kí n tó sùn. Tí mo bá ti jí láàárọ̀, màá gbàdúrà. Bi wọn ṣe máa ń ṣe nǹkan nìyẹn.

Ẹ ń béèrè pé kí ni ìgbádùn mi, kí ni ìgbádùn rẹ̀. Ǹkan tí mo máa ń fẹ́ràn láti máa ṣe tó jẹ́ ìgbádùn sọ̀dọ̀ mi ni wípé mo fẹ́ràn láti máa, mo fẹ́ràn láti máa tẹ foonu, mo fẹ́ràn láti máa bá ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí fóònù. Ó lè jẹ́ pé ọ̀rẹ́ tímó tímó, ó lè jẹ́ pé ọ̀rẹ́ tí ó ti pẹ́ tá tí ríra wa gbẹ̀yìn, ó lè jẹ́ pé àwọn èèyàn tuntun tó jẹ́ pé wọ́n lè fa ìdàgbàsókè sí ayé èèyàn. Ó sì lè jẹ́ pé àwọn nǹkan bí ìwàásù alàgbà, ilé ìjọsìn wá, mo lè gbọ́yẹn, ó máa ń mú ìgbádùn wá sí ọkàn mi. Ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ sí ọkàn mi. Irú àwọn nǹkan bẹ́ẹ̀yen ni mo rí ìgbádùn nínú ẹ̀. Àwọn nǹkan máa ń wí pé oúnjẹ, oúnjẹ, oúnjẹ, oúnjẹ, oúnjẹ. Ẹ̀yàn máa jẹ oúnjẹ á sún yàn. Ìgbádùn kí èèyàn ní ìfarabalẹ̀ ọkàn ni kí èyàn máa gbọ́rọ̀ sí ọ̀rọ̀, ọ̀rọ̀ Olúwa, ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu àwọn, àwọn èèyàn. Ó lè jẹ́ àwọn alàgbà, ó lè jẹ́ alàgbà ìjọ, ó lè jẹ́, ó lè jẹ́ àwọn, ó lè jẹ́ ẹnikẹ́ni, ó lè jẹ́ ẹnikẹ́ni. Ẹnikẹ́ni lè sọ̀rọ̀ Ọlọ́run, ẹnikẹ́ni lè sọ̀rọ̀ Ọlọ́run.

Ìbẹ́ere o náà ni, Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ soft-software, mo fẹ́ kọ́ sofitiware, mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ kọ̀mpútà, mo fẹ́ kọ́ bo n ṣe ń mọ̀, bọ́ n ṣe, bọ́ n ṣe ń ṣe kọ̀-- bọ́ n ṣe ń-- mo fẹ́ mọ̀ kọ̀mpútà, ara kọ̀mpútà, mo fẹ́ mọ̀ soft-sofitiware. Mo fẹ́ mọ̀ bo n ṣe ń sọ èdè Spanish. Mo sì fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì dáadáa. Mo sì fẹ́ kọ́ èdè Yorùbá dáadáa. Mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń sọ èdè Yorùbá dáadáa. Mo sì fẹ́ kọ́ èdè French. Mo máa n sọ tẹ́lẹ̀. Mo fẹ́ kọ́ èdè French. Mo fẹ́ kọ́ àwọn nǹkan pọ̀ tí mo fẹ́ kọ́. Nǹkan, ǹnkan díẹ̀ lára ẹ̀ ni mo sọ è.

Bí òun náà ni, ṣé o máa ń fi ìdáàbòbò òórùn hàn sára? Tá-tà mo ní èdè gẹ̀ẹ́sì, perfume ní èdè gẹ̀ẹ́sì. Èmi ò kí ń lo perfume, mi ò kí ń lò, mi ò kí ń fi ìdáàbòbò òórùn hàn sára. Kò sí ìwúlò rẹ̀, mi ò kí ń lò gan. Ní ilé ìjọsìn tí èmi lọ, àwọn alàgbà tó wà níbẹ̀ wọn kì í sábà máa ń lo bẹ́yẹ̀n. Ó ní àwọn, ó ní àwọn ìpara tó máa ń lò tó jẹ́ pé ó máa ń jẹ́ kí, ó máa ń, ó máa ń jẹ́ kí ara wà pa, ó máa ń jẹ́ kí ara wà pa kó ṣe dáadáa lójú. Tó jẹ́ pé kó ṣe dáadáa lójú. Àwọn gan wọ́n, wọ́n dáa lójú. Irú àwọn, kí èèyàn, kí èèyàn náà má ma ṣe àjèṣẹ́ ju. Ẹlò míì á fi irú nǹkan bẹ́yẹ̀n sára, á fi ìdáàbòbò ara òórùn sára. A dẹ̀ máa rùn bí ẹja tí èèyàn bá fún ní wákàtí díẹ̀ sí ibi, wákàtí mẹ́rin sí márùn-ún, a máa rùn bí ẹja. Bí ẹja tó ń ṣẹ̀ṣẹ̀ yọ kúrò nínú ibi tó ń tí, tó ń tí ń fi pamọ́ sí, tá a mọ̀ sí freezer. Amọ́, ẹlò míì máa rùn bí ẹja. Ẹlò míì á da sí, a máa ma rùn pé, a máa ma rùn púpọ̀ jù. Irú àwọn kíní ẹ, kí èèyàn máa kúkú lò gan. Ó dà. Èèyán lè ro, ẹran, èèyàn lè lò nǹkan bí roller, ro-ro-ro-roller, kí wọn, kí wọn máa ń pe kíní yẹn tó máa ń fi sí abiyá àti ìpara, tá a máa ń fi para. Àwọn nǹkan bí ìdáàbòbò ara, òórùn àrà. Èmi ò, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn òórùn rẹ̀. Tó bá tí ń rùn fún, à, tó bá tí ń rùn bí, fún wọ́n bí wákàtí kan, mi ò fẹ́ràn òórùn rẹ̀.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Ìbéèrè ọ̀ún náà ní, èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso, èso, èso tí mo fẹ́ràn jẹ ju ni mọ́ngòrò, mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn guavà, mo fẹ́ràn àgbálùmọ́, mo fẹ́ràn àwọn nǹkan tó jẹ́ bí aládùn adùn adùn adùn. Mọ fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, mọ fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Àwọn nǹkan tó jẹ́ bíi ti aládùn. Mo fẹ́ràn cashew, mo fẹ́ràn cashew, èmi naa fẹ́ràn cashew. Mọ fẹ́ràn pear, mo fẹ́ràn pear, mo fẹ́ràn pear, mo fẹ́ràn pear. Mo fẹ́ràn ọsàn gan mo fẹ́ràn jù nítorí pé èèyàn lè fi ṣe, èèyàn lè fi ṣe juice, èèyàn lè fi ṣe àwọn nǹkan mumú aládùn tí eeyan lè- tí eeyan lè lò pẹ̀lú blender, tí eeyan lè máa mu. Èèyàn lè fi ṣe àwọn nǹkan púpọ̀. Ọsàn ń da gan. Ọsàn ó, ó náà ní, ó náà ní nǹkan tó ń ṣe lára. Ọsàn da.

Ìbéèrè ọ̀un nàa ni, kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Ìgbà tí mo bá fẹ́ sín, ìgbà tí èèyàn bá fẹ́ sín, èèyàn máa n mọ̀. Ìgbà tí èmi bá fẹ́ sín, mo máa ríi dájú pé màá fẹ́ fi ọwọ́ mi bo imú, màá fẹ́ fi ọwọ́ mi bo mú. Tí èèyàn bá wà, tí èèyàn bá wà láyìíka àwọn èèyàn, bí àwọn èèyàn ń jóko, àwọn èèyàn ń ṣe ǹkan, wọn se ǹkan, àwọn mi ń jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí èèyàn bá ríi pé èèyàn ń jẹ ibi tí èèyàn wà, ó dẹ̀ fẹ́ sín, èèyàn á dìde ń kúrò bẹ́ẹ̀, á dẹ̀ sín. Tàbí kí èèyàn ki eeyan dojúbolẹ̀, kí èèyàn dẹ̀ sín. Kò ṣe pé èèyàn máa ma sín, kò ní fọwọ́ bo mú tàbí kò ní fàṣọ bo mú. Tó bá fẹ́ sín, á kàn sín bẹ́ẹ̀ yẹn náà. Ibi tí àwọn èèyàn ń jẹ, kò wàpá, kò dára rárá.

Mo ti máa ń sọ dáadáa pé lórí ìbéèrè báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́. Ìbéèrè tó yẹ kẹ beèrè ní wípé, báwo ni o ṣe máa ń dáhùn fóònù rẹ níbi iṣẹ́? Oun yẹn ni ìbéèrè tó, tó yẹ. Báwo ni o ṣe máa ń dáhùn fóònù rẹ níbi iṣẹ́? Ilé náà wà pa, ó wà pa. Ẹ̀ gbiyànjú, o wà pa. Ah, tí enìyan bá fẹ́ dáhùn fóònù rẹ̀ níbi iṣẹ́, nítorí pé mo maa n sọ fún yin pé mi ò kí ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kankan, mi ò l'ọ́ga t'emi ń bá a ṣe, emi ò kí ń ṣi-- mi ò lọ́ ga kankan, mi ò ní, mi ò ní iṣẹ́ tí mò ń ṣe. Mi ò, mi ò, mi ò lọ́ ga ọ̀kan pé mò ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan. Mi ò ní irú iṣẹ́ bẹ́ẹ̀ náà. Ah, irú àwọn iṣẹ́ yẹn mo ti ṣe, mo ti ṣe sẹ́yìn. Tí enìyan bá fẹ́ dáhùn fóònù rẹ̀ ní ibi iṣẹ́, ò ni bi won ṣe máa ń ṣe. Eeyàn á dìde, eeyàn á dè lọ sí ibi tí àwọn èèyàn ò sí. A, a lọ dáhùn fóònù. Àbí ó, tàbí tó bá jẹ́ pé kò, kò ṣe nǹkan kan, kò ṣiṣẹ́ kankan, kò ṣiṣẹ́ ńlẹ̀, ó lè dáhùn, ó lè dáhùn fóònù rẹ̀, fóònù, fóònù rẹ̀ ní ọ́fíìsì rẹ̀. Ó lè dáhùn fóònù rẹ̀ lọ sí ọ́-- ní ọ́fíìsì rẹ̀. Nítorí pé àwọn ọ̀gá kan wà tó jẹ́ pé tí eeyan bá dáhùn, dáhùn fóònù rẹ̀ ní ọ́fíìsì rẹ̀ tó jẹ́ pé iṣẹ́ wà nígbà yẹn, wọ́n ní, wọ́n ò ní lè faramọ́, wọ́n ò ní lè gbà á, wọ́n ò ní lè gba irú ǹkan bẹ́yen. Torí ẹ ni mo ṣe fe n sọ pé tí eniyan bá fẹ́ dáhùn fóònù rẹ̀, á dìde, á lọ síbi tó, tí tí eeyàn ò sí níbẹ̀, á dẹ̀ dáhùn fóònù rẹ̀, á dẹ̀ padà sí ibi iṣẹ́. Tó bá jẹ́, tó bá de dẹ́ pé iṣẹ́ ò sí nlẹ̀ nígbà yẹn, ó lè dáhùn, ó lè dáhùn fóònù rẹ̀ ní ọ́fíìsì rẹ̀, ní ibi iṣẹ́ òun náà.

Bírọ̀ náà ní, "Ṣé o ní ọkọ̀? Ṣé o ní ọkọ̀?" Rárá, èmi ò ní ọ́, mi ò lọ́kọ̀ ǹsìn. Mi ò lọ́kọ̀ ǹsìn. Ọlọ́run máa ṣe é fún mi ṣá. Ṣùgbọ́n ní ìsìn, ní ìsìn mi ò lọ́kọ̀ ǹsìn. Mi ò lọ́kọ̀ ǹsìn. Ṣùgbọ́n bàbá mi lọ kọ̀. Bàbá mi lọ kọ̀. Àwọn ìbéèrè tí mo, tí mo dáhùn sí, ah, sí àwọn, ah, àwọn, àwọn èyí tí ẹ̀ ń béèrè. Mo, mo béèrè, mo, mo fún un ní ìdáhùn rẹ̀ dáadáa pé mi ò lọ́kọ̀. Ọkọ̀ bàbá mi ni o. Ọkọ̀ ọ̀rẹ́ mi ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò, mi ò tí ì lọ́kọ̀ ǹsìn. Mi ò lọ́kọ̀ ǹsìn. Ṣùgbọ́n Ọlọ́run á pèsè. Ọlọ́run á pèsè fún gbogbo wa. Bàbá mi lọ kọ̀. Mi ò lọ́kọ̀ ǹsìn.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ígbà wo ni mo kẹ́yìn keyin gun ọkọ̀ akẹ́rù? O ti pẹ́ gan an, a tó bí ọdún mélòó sẹ́yìn. Bóyá bíi ọdún mẹ́wàá sí ọdún ogún. Nítorí pé, à, bóyá, bóyá màmá mi ti rin àjò kan tó jẹ́ pé òwó tí ò, òwó tí ò rí sílọ́wọ́ ló jẹ́ kí wọ́n gun ọkọ̀ akẹ́rù. O ti pẹ́, o ti pẹ́, tí kíni yìí ti ṣẹlẹ̀. Ti ń bá bèèrè lọ́wọ́ wọn báyìí, wọ́n lè fún mi ní àlàyé ǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ òhun náà àbí ní ọdún òhun náà?

Ìbéèrè náà ni báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ẹ̀yàn máa ń bá oníbàárà sọ̀rọ̀, ẹ̀yàn máa ń wùwà sí wọn dáadáa, nítorí pé tí wọ́n ò bá wùwà sí wọn dáadáa, wọ́n á kúrò. Wọn ni wàá ra ǹkan lọ́wọ́ èyàn, lọ́wọ́ èyàn mon, wọ́n máa lọ sí ibo mi, wọ́n ni wọ́n á ra ǹkan lọ́wọ́ èyàn mon. Ẹ̀yàn, ẹ̀yàn máa ń gbàgbọ́ nínú gbogbo ọ̀rọ̀ tó bá sọ, nínú gbogbọ̀ ọ̀rọ̀ tí oníbàárà bá sọ. Kò bá jẹ́ pé, kò bá jẹ́ pé ǹkan tó sọ kò dáa, kò bá jẹ́ pé ǹkan tó sọ dáa, ẹ̀yàn máa ń gba gbogbo ẹni, ẹ̀yàn máa ń gba gbogbo ẹni. Ẹ̀yàn máa ń, ẹ̀yàn máa ń nífẹ̀ẹ́ oníbàárà ẹ̀, ẹ̀yàn máa ń nífẹ̀ẹ́ sí oníbàárà ẹ̀. Kí fẹ wà, kí fẹ, kí fẹ wà láàárín oníbàárà àti ọlọ́jà?

Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni, mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin gospel, mo sì fẹ́ràn láti máa gbọ́ rap music. Mo fẹ́ràn láti máa gbọ́, mo lè, mo lè gbọ́ orin, mo lè gbọ́ orin tó bá wù mí. Mo máa ń gbọ́ gospel, mo máa ń gbọ́ rap music, rap tó bá jẹ́ tí gospel pé, tó bá jẹ́ pé nǹkan tó ń sọ ó ní ìtumọ̀. Mo máa ń gbọ́ àwọn orin tó jẹ́ circular, mo tá mọ sí circular music tó jẹ́ pé nǹkan tó ń sọ ó ní ìtumọ̀, ó ń sọ̀rọ̀ nípa, ó ń sọ̀rọ̀ nípa ayé yìí, bí ayéyi ṣe ri, o de ń sọ nipà, ọ̀nà owó là lè f-- ọ̀nà owó là lè gbégbà láti, láti lè, láti lè dá àpá mọ́ àwọn tó ń ti débi gíga. Irú àwọn nǹkan bẹ́ẹ̀, irú àwọn orin tí mo, tí mo máa ń gbọ́ nìyẹn. Èmi ò kí ń gbọ́ àwọn orin tí ò ní ìtumọ̀, àwọn orin tí wọ́n kọ́ máa máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀, àwọn orin tí ò dára.

Omi tó ń máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Báwò lọ ṣe pọ̀ tó, omi tí èmi máa ń mu lójoojúmọ́ báwò lọ ṣe pọ̀ tó, omi tí mo máa ń mu lójoojúmọ́ a tó bí five litres sí six litres. Nítorí pé èmi máa ń mu omi gan. Ah, ooru táa wà ń sìn, ìgbà ooru táa wà ń sìn, ó, ó ní ìwúlò, ó ní ìwúlò kí èyàn máa mu omi púpọ̀. Ó ní ìwúlò. Ìgbà gbogbo lọ́fún, lọ́fún máa ń gbẹ mí. Ìgbà gbogbo lọ́fún máa ń gbẹ mí nítorí oru yìí. Oru, oru yẹn ti mú ju. Mo máa ń mu omi. T'èèyàn bá wẹ̀, kí èèyàn, kí èèyàn pọn omi tó máa fi, tó máa tó fún irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ah, wọ́n máa ń mu, mo máa ń mu omi gan. Oru, oru yìí ò kóó dá bẹ́ẹ̀yẹn nà. Mo ń mu, mo ń mu omi gan.

Ẹ ń bèèrè pé ṣé o máa ń ṣe yoga? Ṣé mo máa ń ṣe yoga? Yoga jẹ́ ara, ara àwọn bí ìdárayá. Ara àwọn bí ìdárayá ni yoga jẹ́. Èmi ò kí ń ṣe yoga. Mi ò ṣe rí gan, mi ò mọ bó ṣe rí. Ṣùgbọ́n mọ máa ń rí àwọn èèyàn, mọ máa ń rí àwọn èèyàn tó máa ń ṣe. Mọ máa ń rí àwọn èèyàn tó máa ń ṣe. Bọ́ ṣe máa ń gbé ẹsẹ sókè. Bọ́ ṣe máa ń na ẹsẹ sókè. Bọ́ ṣe máa ń na ẹsẹ̀ yẹn. Bí àwọn méjì tó máa máa ṣépọ̀. Wọ́n, ìkan, ìkan ń nu ẹsẹ sókè, ẹ̀ní kan dúró sẹ́yìn kó má lè ṣubú. Kí ẹni tó ń na ẹsẹ sókè kó má ba ṣubú torí ẹni ló máa ń dúró sẹ́yìn wọn. Torí ẹni ló máa ń dúró sẹ́yìn wọn. Kí ẹni tó ń nu ẹsẹ sókè kó má ba ṣubú torí ẹni wọ́n sì máa ń dúró lẹ́yìn wọn.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Fún àpẹẹrẹ tí mo bá fẹ́ rin ìrìnàjò, mà á, mà á rí dájú pé aṣọ tí mo gbé dání á tó mi, á tó mi. Mo lè mú aṣọ bí, bí méjì sí mẹ́ta sí mẹ́rin. Mo lè, mo lè kó sínú, mo lè kó sínú báàgì tí mo fẹ́ gbé lọ àbí, à, travelling bag tí mo fẹ́ gbé lọ, mo lè kó sínú ẹ̀. Bẹ́, bí mo ṣe máa ń to ǹkan nìyẹn, mo lè to gbogbo àwọn nǹkan tí mo bá wù, tí mo bá tó ṣe pàtàkì fún mi ní ìrìnàjò náà, mo lè to sínú báàgì yẹn kí n máa máa lọ. Bẹ́ mi ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn. Bẹ́ mi ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn.

Èmi ò gùn rí o, mi ò gùn rí. Mi ò mọ nnkan tó ń jẹ gan, mi ò gùn rí. Mi ò mọ bó ṣe ń gùn, mi ò gùn rí. Ó lè jẹ́ pé mo ti gùn rí pé ẹnìkan ló rán mi lọ́wọ́ láti lè gùn. Boya nígbà tí mo wà ní kékeré, ó lè jẹ́ pé mo ti gùn rí. Ẹ̀yin, ayé yìí ṣìín mi ò gùn rí, mi ò gùn rí. Mi ò tiẹ̀ mọ nǹkan tó ń pè, mi ò gùn rí. Alùpùpù, alù, alùfúnfú mi ò gùn rí. Mi ò mọ bó ṣe ń rí gan, mi ò gùn rí.

Ẹni pé ṣe o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù ni ti òwúrọ̀. Èyí tí mo fẹ́ràn jù ni ti òwúrọ̀. Nítorí pé, à, ó máa ń mọ́lẹ̀ gan, ó máa ń mọ́lẹ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń mọ́lẹ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ti ìrọ̀lẹ́ náà ó dára náà nítorí pé afẹ́fẹ́ máa ń fẹ́ dáadáa, gbogbo ǹkan máa ń tutù, gbogbo ǹkan máa ń tutù ní ìrọ̀lẹ́. Àárọ̀ yẹn náà bí i pé ǹkan kan náà ni. Ẹ mọ̀ pé ti àárọ̀ yẹn ó, ó fẹ́ súmọ́ ti ọ̀sán, ó fẹ́ súmọ́-- lẹ́yìn àárọ̀ ni ọ̀sán. Ó fẹ́ súmọ́ ti ọ̀sán. Nítorí ẹni pé kò kín, kò kín pẹ́ bẹ́yen náà, kò kín pẹ́ bẹ́ẹ̀ náà. Ǹkan tó tutù bẹ́ẹ̀ ti kìí, ti gbogbo àyíká wa, ọma à tutù kò kín pẹ́. Nítorí pé orun tó ń bọ̀, tí ó bá jẹ́ ti ìrọ̀lẹ́ yẹn náà, ìrọ̀lẹ́ yẹn ó máa ń pẹ́. Nítorí pé ìrọ̀lẹ́ súmọ́ alẹ́, torí ẹ lọ ṣe máa ń pẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? A pẹ́e díẹ̀ tí mo ti ṣe gbẹ́yìn. Apẹ́ díẹ̀ á tó bí i ọdún mélòó kan ṣẹ́yìn tí mo ti á tó bí i ọdún bí i mẹ́fà sí méje ṣẹ́yìn tí mo ti kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Àá, ọ̀dọ̀ Oga Zion ni mo ti kọ́ gbẹ́yìn. Ọ̀dọ̀ Oga Zion ni mo ti kọ́ gbẹ́yìn.

Giga to ga to, giga to ga to. O tún mọ̀ sí pé giga tèmi ga to, mo ga to five feet, mo ga to five feet, mo ga to five feet. Mo ga o, ṣùgbọ́n àbúrò mi ga jù mí lọ, àbúrò mi ga jù mí lọ. A tó bí five and half feet diẹ, a tó bí five feet àti àbọ̀. Feet márùn-ún àti àbọ̀. Ṣùgbọ́n feet tèmi ló ri giga, ni feet márùn-ún, tí àbúrò mi ni feet márùn-ún àti àbọ̀. Awon mí ga to seven feet, awon mi ga to ah feet méje, awon mi ga to feet mẹ́fa àti àbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lore kan tó ga to feet mẹ́fa géérége, èmi gan-an rin pé irú èèyàn wo lé léyi? Ó tún rọ̀bọ, ó rọ̀bọ díẹ̀. Irú èèyàn wo lé lé?

Hmm, ẹ bẹ̀rẹ̀ pé, ṣe o fẹ́ràn lọ sí etí òkun? Ìbéèrè yìí ò kó mọ́ gbọ́n dá ní bẹ̀ yẹn náà ó yẹ kó jẹ́, ṣe o fẹ́ràn láti, ṣe o fẹ́ràn lọ sí etí òkun? Èmi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun. Èmi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mi dẹ̀ gbàdúrà kí màá máa lọ síbẹ̀. Nítorí pé etí òkun jẹ́ ǹkan tí àwọn èèyàn tí sọ, sọ di ǹkan mi. Wọ́n ti sọ, wọ́n ti sọ di ǹkan bí òrìṣà. Wọ́n máa ń bọ etí òkun dáadáa, àwọn kan máa ń bọ etí òkun, wọ́n máa lọ síbẹ̀ lọ wẹ̀, ni hoho, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n má, wọ́n máa ń bọ etí òkun. Mi, mi, ètí, mi ò tẹ fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mi dẹ̀ gbàdúrà fún, fún àwọn ọmọdé máa máa lọ síbẹ̀, nítorí pé kò, kò, kò jẹ́ bí ǹkan tó dá. Mo lè lọ sí etí òkun ìlú mìíràn, ṣùgbọ́n etí òkun ìlú yìí èmi ò lè lọ.

Ẹ ń béèrè pé, ṣe o mọ̀ bí a ti ń wẹ̀? Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa, mo mọ̀ bí a ti ń wẹ̀. Gbogbo èèyàn ló mọ bí a ti ń wẹ̀. A máa da omi sára, a máa da omi sára, bí ìpe à ń sinra, a máa da omi sára. A dẹ̀ dámi sí kàinkàin tí a fẹ́ fi wẹ̀. Tí a bá ti dá omi sí kàinkàin tí a fẹ́ fi wẹ̀, a máa wa gbó mọ́ ọṣẹ, a máa fọṣẹ gbó dáadáa tó jẹ́ pé kàinkàin yẹn máa máa hó. Tí kàinkàin yẹn bá ti máa bẹ̀rẹ̀ sí ń hó, a máa fi kàinkàin, a máa fi bẹ̀rẹ̀ fí, a máa fi bẹ̀rẹ̀ sí máa fi wẹ̀. Látorí dé ìsàlẹ̀ ẹsẹ̀, látorí dé ìsàlẹ̀ ẹsẹ̀, bọ́ ṣe máa ń wẹ̀ nìyẹn. A dẹ̀ rí dájú pé a f'omi sinra dáadáa. Tí a bá ti fi kàinkàin gbọ́ ara wa dáadáa, a máa rí dájú pé a f'omi sinra dáadáa. Omi tí a máa lò a, a ṣe mọ́ra, a, a sin gbogbo ìdọ̀tí ara yẹn tán. A sin gbogbo àwọn ọṣẹ tó ó má ra látorí, látorí kàinkàin yẹn, a sin dáhùn.